Kí ni ìrántí ìgbà ọmọdé rẹ tí o rántí? Nítorí nígbà mi ọmọdé jẹ́ ìgbà tí ọ n ba ṣè bíyàn sí ayé nígbà tí eeyan bá ń dàgbà. Nígbà tí mo rántí nǹkan tí mo ṣe ní igbà ọmọdé, inú mi á sì máa dùn, má sì máa rẹ́rìn. Nítorí pé nígbà tí mo wà ní ọmọdé, mo máa ń lọ sínú igbó, mo máa ń lọ pa ẹja nínú omi, mo tún máa ń lọ ṣe àwọn eré tó jẹ́ kí èèyàn máa ṣe nígbà náà. Ìgbà yẹn la máa ń ṣe mọ́mì àdájò, ta máa ń ṣe ata, ta máa ń fi iyẹ̀pẹ̀ ṣe ìrẹsì. Nítorí náà àwọn erékéré tí mo ti ṣe sẹ́yìn ohun ló máa ń pa mí lẹ́rìn nígbà tí ń bá rántí ọmọdé mi àti wípé àwọn tí a jọ ṣe ọmọdé nígbà náà gbogbo wọn ti dàgbà. Nítorí pé èmi náà mo ti dàgbà, mo dẹ̀ síí di ohun tí a lè mú yàn gàn rí àwùjọ. Nítorí náà ìgbà ọmọdé mi ó dùn ó rẹwà kì í ṣe ohun tí mo lè gbàgbé àbí ohun tí mo lè fi ọwọ́ rọ́ sẹ́yìn nígbà mi.

Báwo ni o ṣe máà ń yan àwọn alábàáṣiṣẹ́pọ̀? Nítorí pé nígbà mi níbi iṣẹ́ mi, nígbà tí n bá ti jí làárọ̀ tí mo ti wẹ, tí mo ti ṣe gbogbo ohun tí mo ti fẹ́ ṣe, nígbà náà ni mà á gbé báàgì mi, èyí ni àpọ́n tí mo fi ń kó ẹrù mi sẹ́yìn mi. Nígbà tín bá ti gbé dé ẹ̀yìn mi tí mo ti ń lọ ní ọ̀nà ibi iṣẹ́, ìgbà náà ni màá rí àwọn alábàáṣiṣẹ́pọ̀ mi ní ọ̀nà. Nítorí náà nígbà mi, mi kì í yàn wọ́n, àmọ́ company ti máa gbà wọ́n sí iṣẹ́. Nítorí pé a jọ máa ṣiṣẹ́ náà papọ̀ náà ni. Nígbà mi mo máa pàdé wọn àbí kí n bá wọn rìn àbí kí n bá wọn sọ̀rọ̀ àbí kí n bá wọn jáde àbí kí n bá wọn jẹun. Nítorí náà àwọn alábàáṣiṣẹ́pọ̀ mi, mi i yàn wọ́n. Company ló gbà wọ́n sí ibi tí mo ti ń ṣiṣẹ́ àti ibi tí mo ti ń kàwé nígbà mi.

Irú etí wo ni o máa ń lò? Nígbà tí mo bá n lo etí, nítorí pé mi ò mọ oun tó ń jẹ́ etí, àmọ́ etí jẹ́ oun kan tí Ọlọ́run dámọ̀ ara wa láti fi gbọ́rọ̀. Nítorí náà, mo máa ń lo etí tó bá ní okùn pẹ̀lú fóònù mi, nítorí pé nígbà mí tí bá lo èyí tí kò ní okùn, ó ṣe èjàǹbá fún ara, nítorí pé ó máa ń jẹ́ kí ara fóònù máa gbóná àbí kí etí rẹ kó máa rí electromagnetic wave. Nítorí náà, mi kì í lo èyí tí kò ní okùn àbí wáyà nídì. Èyí tí ó máa ń lo wáyà nídì tí ó dẹ̀ sí máa ń sọ̀rọ̀ dáadáa tí kò kì í sọ̀rọ̀ sábẹ́. Àwọn ènìyàn máa ń lò ó nígbà mí tí bá wà ní inú ibi tí mo ti fẹ́ fi wo fíìmù àbí orin àbí mo fẹ́ jáde pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi nígbà mí. Nítorí náà ó ṣe kókó láti máa lo oun tí a bá lò láti dáàbò bo etí wa kí etí wa má bà á ní oun tí kò jẹ́ kó ní ní ọjọ́ iwájú.

Ṣé o máa ń sáré? Bẹ́ẹ̀ni, mo máa ń sáré nígbà min tí mo bá fẹ́ lọ sí ibi iṣẹ́ mi àbí tí mò ń lọ sí ibi tí mo ti ń kàwé àbí ibi tí mo ti ń gba ẹ̀kọ́ ní ẹnu àwọn olùkọ́ mi. Nígbà tí bá ti pẹ́ nígbà min láti lọ sí ibi iṣẹ́, nítorí náà ni mo ṣe máa sáré láti ibi tí mò ń gbé dé ibi tí mò ń lọ. Nítorí pé àkókò o ṣe kóko ní ibi tí mo ti ń ṣiṣẹ́ àti ibi tí mo ti ń kàwé. Nítorí pé láì bá àkókò mú àbí láì dé síbẹ̀ ní àkókò tó yẹ́ kó dé síbẹ̀, wọ́n lè jẹ́ kó má wọlé àbí kí wọ́n lẹ̀ ẹ síta. Nítorí náà ni mo ṣe máa ń sáré nígbà mi nígbà tí bá ń lọ ibi iṣẹ́ àbí nígbà tí bá ń lọ sí ibi tí mo bá ti ń kàwé. Àmọ́ nígbà mi, eré sísá ó jẹ́ ohun tó lè jẹ́ ìjàmbá fún èèyàn. Nígbà tí èyàn bá ṣubú, èèyàn lè fi àparọ́ àbí ẹsẹ̀ rọ. Nítorí náà mi kì n sáré tí mo bá sa eré àsápajúdá. Mo máa ń rorora sáré níwọ̀nba níbi tí mo mọ̀ pé kò sí ohun tó máa sẹ́ ìjàmbá fún mi níbẹ̀ àbí ohun tó jẹ́ bí ewú fún mi níbẹ̀.

Ṣé o máa ń lo ẹ̀rọ ìdákẹ́jẹ́? Mo ma ń lo ẹ̀rọ ìdákẹ́jẹ́ nítorí pé ẹ̀rọ ìdákẹ́jẹ́ ó jẹ́ ẹ̀rọ tí ó má ń ràn yàn lọ́wọ́ láti jẹ́ kí gbogbo àdúgbò rẹ àbí agbègbè rẹ ó wà ní ìdákẹ́jẹ́. Nítorí náà ẹ̀rọ ìdákẹ́jẹ́ jẹ́ ohun kan tí mo máa ń lò láti fi dáàbò bo ara mi àbí láti fi dáàbò bo etí mi, àbí nígbà tí mo bá fẹ́ ṣe ohun kan tí mo mọ̀ pé mi fẹ́ jẹ́ kí àwọn ènìyàn mọ̀ ọ́n pa rẹ̀ àbí mi fẹ́ jẹ́ kí àwọn ènìyàn gbọ́ ọ́n pa rẹ̀, mo má ṣe ń lo ẹ̀rọ ìdákẹ́jẹ́. Nítorí àwọn ọ̀rẹ́ mi àbí Ẹgbọ́n mi àbí àbúrò mi àbí Bàbá mi àbí ibi tí mo ti ń ṣiṣẹ́ ó lè jẹ́ ohun tí ó fẹ́ ṣe ìjàǹbá fún wọn àbí tí kò ní jẹ́ kó lè ṣe nǹkan tí wọ́n fẹ́ ṣe. Nítorí náà ni mo máa ṣe ń lo ẹ̀rọ ìdákẹ́jẹ́ nígbà mi.

Báwo ni o ṣe máa ń tọrọ fún ìdáríjì ẹ̀ṣẹ̀? Nígbà tí mo bá ní pé mo ti ṣẹ̀ ènìyàn àbí mo ti ṣẹ Ọlọ́run ẹ̀ṣẹ̀. Nígbà tí ó jẹ́ pé Ọlọ́run sọ pé ìwọ kò gbọdọ̀ ṣe àgbèrè. Nígbà tí mo bá rí pé mo ti ṣe àgbèrè, mo máa wá síwájú Ọlọ́run. Nínú àárín ẹ̀mà tó lọun ba mo máa ṣètọrẹ fún ìdáríjì ẹ̀ṣẹ̀ níwájú Ọlọ́run. Àbí nígbà tí bá mọ̀ pé mo ti ṣẹ ènìyàn, àwọn ènìyàn bí ẹ̀gbọ́n mi, bí àbúrò mi, bí ìyá mi, bí bàbá mi àbí ọ́nkù mi àbí àwọn alaba alábàgbé mi àbí àwọn ibí tí a ti jo ń ṣe ìjọsìn papọ̀. Nígbà tí mo mọ̀ pé mo ti ṣe wọ́n, mo máa lọ bá wọn ni Nígbà tí mo mọ ẹ̀ṣẹ̀ mi, nígbà tí n bá ti dọ̀dọ̀ wọn, mo máa sọ ẹ̀ṣẹ̀ mi fún wọn. Nígbà tí bá ti sọ fún wọn, mo máa ṣètọrẹ fún ìdáríjì pé kan dáríjì mí, kan má ṣe wo ẹ̀ṣẹ̀ mi àbí ìwà mi àbí iṣẹ ọ̀rọ̀ sísọ mi àbí bí ìṣe ń gbọ́rọ̀ àbí bí mo ṣe ń bẹ̀rẹ̀ láti máa sọ̀rọ̀ fún àwọn ènìyàn ń gbá mi. Nítorí ọ́n màá ṣe tọrọ fún ìdáríjì ẹ̀ṣẹ̀.

Bi iwo ni o féràn jù? Ibi ti mo féràn jù jẹ ibi kan ti o ṣe pàtàkì. Nítorí pé ibi tí mo féràn jù, n ò fẹ ibi tí èrò wà àbí tí ariwo wà àbí tí àwọn èèyàn tó ti n ṣe eré kéré. Nítorínà nígbà tí n bá n lọ sí ibi kan àbí mo n jáde, ibi ti má n rí pé ní àlùájú pé mo lọ, òun ni ibi tí kò sí àwọn eré kéré n bẹ àbí àwọn èèyàn kò wọ́n bẹ àbí kò sí ariwo n bẹ. Nítorínà ibi tí mo féràn jù jẹ́ ibi kan tí ó gbọdọ̀ jẹ́ ìdákẹ́jẹ́ẹ́ tí kò sí ariwo àbí tí kò sí ohun tó má se jamba fún mi àti àgọ ara mi. Nítorínà ibi tí mo féràn jù, yàrá mi mo féràn jù àti ibi tí mo máa ti n lọ ibi iṣẹ́ àti ibi tí mo máa ti n kàwé àti ibi tí mo máa ti n bá àwọn ọ̀rẹ́ mi sọ̀rọ̀ nígbà mí.

Báwo ni o ṣe máa ń kojú àwọn àsìkò, àsìkò ìparí iṣẹ́ nígbà tí bá ti rí pé mo ti fẹ́ parí iṣẹ́? Iṣẹ́ jẹ́ ohun kan tí èèyàn máa ń ṣe láti fi jẹ́ kí èèyàn rí owó nítorí pé iṣẹ́ ni ògùn ìṣẹ́, ìyẹn ni àwọn Yorùbá sọ. Nígbà mi tí bá fẹ́ ṣiṣẹ́, mo máa wo iṣẹ́ náà bí ó ṣe máa fún mi ní èrè lẹ́yìn ìgbà tí bá parí iṣẹ́ náà. Èrè iṣẹ́ náà ló máa jẹ́ kí n lè gba iṣẹ́ náà nítorí àwọn ọ̀rẹ́ mi wà wọn kì í ní èrè nínú nígbà tí ọ̀ bá ṣe wọ́n tán. Nítorí náà mo gbọ́dọ̀ kára mọ́ iṣẹ́ tí bá ń ṣe àbí mo gbọ́dọ̀ mọ irú èrè ibi tí máa jèrè nínú iṣẹ́ tí bá ń ṣe. Nítorí náà tí bá fẹ́ parí iṣẹ́ mi tí mo rí pé mo ti fẹ́ parí rẹ̀, mo máa kọ àkọsílẹ̀ ohun gbogbo tí mo ti ṣe nínú iṣẹ́ náà láti fi han ẹni tí ó gbé iṣẹ́ náà fún mi àbí láti fi wọn ọ̀gá mi àbí láti fi wọn màmá mi àbí láti fi wọn bàbá mi àbí láti fi wọn ẹ̀gbọ́n mi àti àbúrò mi láti jẹ́ kí wọ́n lè mọ irú iṣẹ́ tí mo ti ṣe pé mo ti parí iṣẹ́ náà ní àkókò tó jẹ́ kí n parí rẹ̀. Mi ò gbọ́dọ̀ fi àkókò ṣòfò lẹ́ nígbà tí bá parí iṣẹ́ nítorí pé iṣẹ́ jẹ́ ohun kan tí kò gbọ́dọ̀ dúró de èèyàn àbí èèyàn gbọ́dọ̀ fi fàlẹ́ nígbà tí ó bá ti ń ṣiṣẹ́ náà gẹ́gẹ́ bí àkókò tí ọ bá fún ẹni kò parí iṣẹ́ náà.

Ọdun wo ni o fẹràn jù? Ajọdun ti mo fẹràn jù, kini ajọdun? Ajọdun jẹ ohun kan ti èyàn máa n ṣe láàrin àdúgbò àbí láàrin ìlú àbí láàrin orílè-èdè. Nítorí pé lọ́jọ́ náà, inú èyàn máa n dùn, èyàn máa n jẹun, èyàn máa n ṣeré, èyàn máa n jó, èyàn máa sì n jáde. Ajọdun pé oríṣiríṣi ajọdun ìbílẹ̀ wà àti ajọdun ohun oyibo. Àmọ́ ajọdun ìbílẹ̀ tiwa, òun ni ajọdun Egúngún àti ajọdun Oro. Àmọ́ mi nífẹ̀ẹ́ ajọdun náà nítorí pé ó lòdì sí òfin mi àti ohun tí mo gbàgbó nínú rẹ̀. Nítorí náà ajọdun tí mo fẹràn jù, òun ni ajọdun Kérésìme- Kérésìmesì àti ajọdun ìparí ọdún. Èyí tá mó sí New Year. Nítorí náà ni mo ṣe máa n ṣe ajọdun pẹ̀lú àwọn òbí mi, pẹ̀lú àwọn ẹbí mi, pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi, pẹ̀lú àwọn àbúrò mi, pẹ̀lú àwọn tí ajọgbé ń dàgbà ní kékeré. Nítorí náà mo ṣe fẹràn ajọdun ṣíṣe ní ibi tí bá ti ń gbé.

Mi ò ní àwòrán lára. Rárá, mi ò ní àwòrán lára. Kí ni àwòrán lára? Àwòrán lára jẹ́ ohun tí a máa yà sí ara wa nígbà tí èèyàn bá ti jẹun yó tán. Nítorí náà ni máa ṣe rí àwọn tó bá yà àwòrán lára ṣe pé ẹni tí a ó ti jẹun yó tán tí ó máa ṣèṣì kú ṣe. Nítorí pé Ọlọ́run bá tó dá wa, kò ní fẹ́ sí ká máa ya àwòrán sí ara wa, nítorí pé ó rù òfin sí ìgbàgbọ́ mi, ìyẹn Krìstẹ́nì, èèyàn gbọdọ̀ yà nǹkan tí ó máa jẹ́ àwòrán sí ara rẹ̀ àbí ohun tí ó lè ba ago ara rẹ̀ jẹ́. Nítorí pé a ti kọ́ nínú Bíbélì ni mọ́ pé ago ara mi, tẹ́ḿpìlì Olúwa ni, nítorí rẹ̀ mó gbọdọ̀ tọ́jú ago ara mi láti bá yayàkùyà sí ago ara mi. Nítorí náà mi ò ní àwòrán lára àbí mi ò fẹ́ràn láti ya àwòrán, mi ò dẹ pinú láti ya àwòrán ní ọjọ́ iwájú nítorí pé ó jẹ́ ìjàǹbá àti ohun ewu ń bẹ mbẹ̀ nígbà tí bá yà sí ara mi. Nítorí pé ẹni tó bá yà àwòrán sára kò lè fi ẹ̀jẹ̀ lẹ̀ mọ̀ nítorí iná kò dá. Nítorí pé ọjọ́ tí ènìyàn bá needi ẹ̀jẹ̀ ní àdúgbò mi àbí ní ẹbí mi, èmi kò lè fi ẹ̀jẹ̀ lẹ̀ mọ̀ ohun tí kò dáa dáa dẹ ni.

Báwo ni o ṣe máa ń rí ìṣe pé àwọn ohun èlò, ìṣe ìpèsè àwọn ohun èlò. Báwo ni mo ṣe máa ń rí ìpèsè àwọn ohun èlò. Nígbà tí mo bá ra ohun èlò nígbà mi bí, bí àpẹẹrẹ ti bá ra fóònù. Nígbà tí fóònù náà bá ti wà lọ́wọ́ mi, màá sì wo inú páálí tó bá fóònù náà wà. Nígbà tí màá ti wo páálí náà, mo máa rí ohun tí a fi pèsè fóònù náà sínú páálí náà. Nítorí pé fóònù jẹ́ ohun kan tí ó ṣe pàtàkì àbí ohun èlò kan tí èèyàn gbọdọ̀ fi ṣeré ládùúgbò rẹ̀.

Ṣé o máa ń pa àwọn fáìlì rẹ mọ́? Bẹ́ẹ̀ ni, mo máa ń pa àwọn fáìlì mi mọ́. Nítorí pé fáìlì mi jẹ́ ohun kan tí mò ń gbọdọ̀ fi ṣeré àbí tí ń gbọdọ̀ fi fàlẹ̀ àbí tí ń gbọdọ̀ jẹ́ kí iná ju. Nítorí náà, mo máa ń pamọ́ sí ibi tí ó máa ti dáàbò bò àbí ibi tí iná ò tíì débẹ̀ àbí ní ibi tí omi ò tíì débẹ̀. Nígbà mí mo máa ń fi sí inú báàgì mi láti jẹ́ kí mo lè dáàbò bò. Nítorí pé fáìlì jẹ́ ohun kan tí èèyàn ń kó ohun pàtàkì sínú rẹ̀ bíi ìwé ọjọ́ ìbí àbí ìwé ẹ̀rí ilé ìwé àbí ohun mìíràn tí èèyàn fẹ́ jẹ́ kí ó wà níta gbangba. Nítorí náà ni màá ṣe ń tọ́jú fáìlì mi lórí fóònù mi nígbà mí àbí lórí ilẹ̀ mi àbí lórí ilé mi àbí lórí mọ́tò mi àbí lórí aṣọ tí mo ń rà àbí lórí ohun èlò mi àbí lórí ọ̀rẹ́ mi, ẹ̀gbọ́n mi, àbúrò mi, bàbá mi àti ìyá mi àbí lórí ohun tí àwọn orílẹ̀ èdè bá fún hàn gẹ́gẹ́ bí ohun ìfúnfún ni.

Kí ni oúnjẹ àkàrà tí o fẹ́ràn jù? Nígbà tí oúnjẹ àkàrà bá jẹ́ ohun bí búrẹ́dì àbí ohun tí a bá fi òróró dín. Nígbà mí báwo ní a ṣe ń ṣe oúnjẹ àkàrà. Oúnjẹ àkàrà jẹ́ ohun tí èèyàn máa ń jẹ nígbà tí èèyàn bá ṣe jẹun tán. Nígbà tí a bá fẹ́ ṣe àkàrà, a máa ra ẹ̀wà. Nígbà tí a bá ti ra ẹ̀wà, a máa rẹ́ sínú omi. Nígbà tí a bá ti rẹ́ sínú omi, a máa fi ọwọ́ gbo. Nígbà tí a bá fi ọwọ́ gbo, a máa ní sùúrù kí ó sílẹ̀, a sì máa ṣán. A sì máa rẹ́ ata sínú rẹ̀, a máa rẹ́ àlùbọ́sà sínú rẹ̀ àti ohun mìíràn tí a bá fẹ́ fi sínú rẹ̀. Nígbà náà la máa mú lọ sí ibi tí wọ́n ti ń lọ. Nígbà náà ni wọ́n a báa wa lọ. Tí wọ́n bá ti bá wa lọ, a máa bẹ̀rẹ̀ sí í dín ní orí iná pẹ̀lú òróró nígbà mí láti má jẹ́ kí ó lè bàjẹ́.

Ṣé o fẹ́ràn kíkọrin? Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn kíkọrin. Orin kíkọ jẹ́ ohun kan tí èyàn má n ṣe nígbàtí ara èyàn bá dùn, àbí tí inú èyàn bá dùn, àbí tí èyàn bá jáde. Nítorí pé orin kíkọ ni kì í ṣe ohun kan tí èyàn n ṣe ní àárín èrò àbí ní àdúgbò àbí ní ànú re. Nítorí náà mo se máa n fẹ́ràn orin kíkọ nígbà mi ní àkókò nígbàtí inú mi bá n dùn.

Nígbà wo ni mélòó ni ó máa ní ìpàdé? Ìpàdé mi jẹ́ oun kan tí máa ń ní ní ọ̀sẹ̀ẹ̀sẹ̀ àbí pẹ̀lú ọ̀rẹ́ mi àbí pẹ̀lú ẹ̀bọ́n mi àpé pẹ̀lú àbúrò mi. Nítorí pé ìpàdé jẹ́ ohun kan tí máa ń kọ sílẹ̀ nínú ìwé mi àbí ní orí fóònù mi láti rán mi létí àbí láti sọ ìgbà tí mo fẹ́ ra ìpàdé náà àbí mo fẹ́ lọ sí ibi ìpàdé náà nígbà mi tí bá lọ ibi iṣẹ́.

Ṣé o o fẹ́ràn sí fèrèsé ọkọ̀? Nígbà mi, mo fẹ́ràn láti máa jókòó sí fèrèsé ọkọ̀ nítorí pé ibẹ̀ nígbà mí ategun àti ohun rere máa ń wáyé. Nígbà tí bá ń wọ inú fèrèsé ọkọ̀ àbí tí bá ń wọ ìta láti fèrèsé ọkọ̀, mo máa rí àwọn ilé tuntun tó ṣẹ̀kọ́, àbí àwọn ilé tó bá ga, àbí àwọn ènìyàn tó bá ń kọjá, àbí ọjà tó bá wà ní ẹ̀gbẹ́ títì nígbà tí ọkọ̀ bá ń rìn lọ. Nítorí náà ni mo ṣe nífẹ̀ẹ́ láti máa jókòó sí ibi fèrèsé ọkọ̀, láti rí gbogbo ohun tó bá ń lọ, àbí láti rí gbogbo ohun tí ó ń bẹ ní agbègbè mi, àbí láti máa wo àwọn ènìyàn, àbí láti kí àwọn ènìyàn. Nígbà mi tí bá jókòó sí ibi fèrèsé ọkọ̀, àwọn ènìyàn tó bá mọ̀ mí, wọ́n máa pè mí bí ọ̀rẹ́ mi, bí bàbá mi, bí ìyá mi, bí ẹ̀gbọ́n mi, bí àbúrò mi àbí ọ̀rẹ́ mi tí mo ti mọ̀ tipẹ́tipẹ́. Tí bá jókòó sínú fèrèsé ọkọ̀ àbí ní ibi fèrèsé ọkọ̀ tí a bá rira, wọ́n máa pè mí.

Ṣé a mọ bí a ti ń gun kẹ̀kẹ́? Rárá, mi ò mọ bí a ti ń gun kẹ̀kẹ́. Nítorí pé kẹ̀kẹ́ jẹ́ mọ́tò àbí ohun ẹlẹ́sẹ̀ mẹ́ta tí a máa ń fi ń gbé èrò láti lọ sí ibi kan tí kò jìnnà bí mọ́tò. Nítorí pé ibi tí mọ́tò bá lè dé àbí mọ́tò bá lè lọ kò dá kí a máa gbé kẹ̀kẹ́ lọ sí ibẹ̀. Nítorí náà nígbà mí, kẹ̀kẹ́ kì í ṣe oun kan tí èèyàn lè máa gùn ní ìta gbangba àbí ní expressway, ní ọ̀nà ọ̀fọ̀rọ̀ ọ̀furufú àbí ní ọ̀nà ìjàfára. Nítorí náà kẹ̀kẹ́ nígbà mí, mi ò mọ bí ọṣẹ ń gun, nítorí pé mi ò nífẹ̀ẹ́ sínú kẹ̀kẹ́ wíwà àbí kẹ̀kẹ́ gígùn. Nítorí náà, ibi kẹ̀kẹ́ wọ́n ò ṣe wàhálà fún mi àbí ìdí náà fún mi láti dì àwọn èèyàn tí fẹ́ dí níná ayé nígbà mi.

O ti lọ sí àgó rí? Nígbà mi mo máa ń lọ sí àgó. Àgó jẹ́ ohun kan tí nígbà tí ṣe o ti lọ sí àgó rí. Àgó jẹ́ ibi kan tí a máa ń ti èèyàn mọ̀ nígbà tí èèyàn bá ní ẹ̀ṣẹ̀ àbí nígbà tí ẹ̀gbọ́n rẹ̀ àbí àbúrò rẹ̀ àbí ìyá rẹ̀ àbí bàbá rẹ̀ àbí ọ̀rẹ́ rẹ̀ àbí olú àdúgbò rẹ̀ àbí alábàágbépọ̀ rẹ̀ àbí alábàágbépọ̀ rẹ̀ tọn bá ṣe ẹ̀ṣẹ̀ nígbà mi, àwọn ọlọ́pàá èyí ta mọ̀ sí àwọn tí wọ́n máa ń mú àwọn agbófùrú, wọ́n máa mú ẹ̀yàn kan sí àgó láti fi ìyà jẹ nínà á àbí láti dẹ nínà lẹ́jọ́ àbí láti mú ẹni náà lọ sí ẹ̀wọ̀n. Nítorí náà mo ti lọ sí àgó rí nígbà tí mo fẹ́ rán ẹni kan lọ́wọ́ tí ehore náà tó dẹ̀ di òre ìbímọ mi lọ́wọ́. Àmọ́ nípa ògo Olúwa àti ìfẹ́ Ọlọ́run olùgbàlà mi lọ sí ẹ̀wọ̀n, àgọ́ nìkan mo lọ rí lẹ́ẹ̀kan.

Níbo ni o máa ń fi kókóró rẹ sí? Ibi tí mo máa ń fi kókóró mi sí ó ṣe pàtàkì, nítorí pé ìgbà mi tí bá ń jáde lọ sí ibi kan tó bá jìnnà, àbí mo fẹ́ lọ kí àwọn èèyàn, àbí mo fẹ́ lọ kí ọ̀rẹ́ mi, àbí mo fẹ́ lọ kí ọ̀gá mi, àbí mo fẹ́ lọ kí ẹ̀gbọ́n mi àbí àbúrò mi ní ìlú kejì, àbí ibi tó jìnnà. Nígbà mi tí bá ń lọ, mo lè fún ọ̀run tájọ́ gbé pé kó bá mi mú dání, àbí kí n má ti ilẹ̀kùn, kí kànṣán kókóró náà pa, àgádágodo náà pa. Nítorí pé ìṣe gbogbo ìgbà náà ni màá ń ti ilẹ̀kùn, àbí ni màá ń ti gbogbo ilẹ̀kùn mi, nítorí pé mo mọ̀ pé títí ilẹ̀kùn nígbà mi, ó máa jẹ́ kí màá sọ kókóró nù. Nítorí náà àgádágodo mi máa kàn ṣánpa, tí bá ti ṣánpa, tí bá ti dé, màá wá fi èèkànkan ṣe. Nítorí náà bí ẹ máa ń ṣe ohun ètó tèmi lé lẹ̀. Nítorí pé ẹ̀rù ń bà mí láti sọ kókóró nù, àbí láti fún kókóró ní èèyàn, kí ẹni náà kó má bá wọnú ìyàrá mi nígbà tí mo bá sílé, kó má bá lọ ba nǹkan jẹ́, àbí kó lọ mú nǹkan tí kò ṣe titi rẹ̀ nínú ìyàrá mi. Nítorí náà ìgbà mi mo máa ń fún ẹ̀gbọ́n mi náà, àbí àbúrò mi, àbí arádúgbò mi, àbí ọmọ lánàá ọdún mi, àbí ọ̀hún tí ọjọ́ ń gbé dé nígbà mi láti jẹ́ kó bá mi mú dání, àbí láti máa fi ẹ̀tọ́ ṣọ, àbí láti máa fi ojú wò.

Báwo ni o ṣe máa ń pàrọ̀ ọkàn rẹ? Bí ṣe máa ń pàrọ̀ ọkàn mi ni pé ọkàn jẹ́ ohun kan tí ó ṣe pàtàkì ní àgọ ara ènìyàn. Nígbà tí ènìyàn ò bá ní ohun tí ó máa ń jẹ́ kí ọkàn rẹ̀ kó máa dùn yàn. Nítorí pé nígbà mìí ohun oríṣiríṣi máa ń ṣẹlẹ̀ sí ènìyàn lórí làálàá yìí. Bí ìgbà tí ènìyàn bá ń ké àbí ìgbà tí ènìyàn o bá ri owo àbí ìgbà tí ènìyàn o bá rí ǹkan tí ènìyàn bá fẹ́ ṣe àbí ǹkan tí ènìyàn bá ń retí tí kò bá bọ́ sí, ọkàn ni ohun tí a máa ń fi ń ronú nígbà tí a bá fẹ́ ṣe ǹkan àbí tí àwọn ǹkan náà tí wọ́n bá bọ́ sí. Nítorí náà ọkàn ṣe pàtàkì gan fún ẹ̀dá ọmọ ènìyàn láti tọ́jú. Bí ṣe máa ń pa ọkàn tèmi rẹ́ ni pé mi kì n ro ǹkan ti ko yẹ kí n rò. Nítorí pé Ọlọ́run bá ti sọ pé gbogbo ohun kan lòun máa dá fún mi. Ní wọ́ ìgbà tímbá lé ìjọba òrun, òun yóò dá gbogbo ohun kan sí fún mi. Nítorí náà ni kò kín jẹ́ ohun kan bàbàrà fún mi àbí ohun kan tí ó máa jẹ́ kí ó máa jẹ́ kí ó gbẹ fún mi àbí ohun ìbànújẹ́ fún mi.

O ní ètò ààbò kọ̀ǹpútà. Bẹ́ẹ̀ni, mo ní ètò ààbò kọ̀ǹpútà nítorí pé kọ̀ǹpútà mi ó jẹ́ ohun kan tí mo fi ń ṣiṣẹ́ àbí tí máa ń fi ṣe ohun tí iṣẹ́ ìmúrelé tó bá fún mi ní ilé ìwé àbí ní kíláàsì mi. Nígbà mí, kọ̀ǹpútà jẹ́ ohun kan tí èèyingbọ dá láti fi jẹ́ kí iṣẹ́ rán àwọn ènìyàn lọ́wọ́. Ẹni tí ó bá fẹ́ sẹ́ẹ̀ndì ímeèlì, á sẹ́ẹ̀ndì ẹ nípa kọ̀ǹpútà; ẹni tí ó bá fẹ́ wo íńtánẹ́ẹ̀tì, ó lè wo nípa kọ̀ǹpútà; ẹni tí ó bá fẹ́ bá ọ̀rẹ́ rẹ̀ sọ̀rọ̀ níbi tí ó jìnnà, ó lè ṣe é nípa kọ̀ǹpútà; ẹni tí ó bá fẹ́ ṣe ohun tí ó bá fẹ́ ṣe, ohun bí owó àbí okòwò, ó lè ṣe é nípa kọ̀ǹpútà. Nítorí náà kọ̀ǹpútà jẹ́ ohun kan tí ó dára láti máa tọ́jú. Nítorí náà kọ̀ǹpútà mi ó ní ohun tí a ń pè ní àntívàrọ̀sì tí mo fi ń ṣe ààbò bó kọ̀ǹpútà mi. Nítorí náà mi kì í gbé sí ibi tí omi bá wà àbí ibi tí ó ti lè bàjẹ́, àbí nítorí náà sì máa ń gbé sórí tébúlù mi láti má lè jẹ́ kó bàjẹ́.

Ṣé o ní gílàsì òòrùn? Gílàsì òòrùn jẹ́ gílàsì kan tí èèyàn máa ń wọ̀ nígbà tí ẹni ọba ń rìn nínú òòrùn. O mọ̀ nígbà tí èèyàn bá ń lọ sí ibi tó jìyàn, tí òòrùn náà bá tẹ̀síì ń mú gan, tí òòrùn bá ń ta ẹni lára. Nígbà mí, ó dára kí eeyan ní gílàsì òòrùn sí ilé àbí láti máa wọ̀ lọ sí ibi tó bá jìnnà. Nítorí ojú, láti dáàbò bo ojú rẹ̀ nígbà tí òòrùn bá ń mú. Àmọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí mi ní gílàsì òòrùn nítorí pé kì í ṣe ohun kan tí mo fẹ́ àbí ohun kan tí mo nílò. Nítorí náà ni mi ò ṣe kí n wọ gílàsì òòrùn àbí láti máa lọ sí ibi kan tó bá jìnnà. Tí bá rí pé òòrùn tí ń mú, mo dẹ̀ fẹ́ rìn, mo máa rìn bẹ́ẹ̀. Àbí kí n lo umbrella, ohun ìdáàbò bo orí láti rìn nínú òòrùn. Nítorí náà mi ò ṣe jẹ́ ẹnìkan tó máa ń lo gílàsì ìdáàbò bo àbí gílàsì òòrùn. Nítorí pé ó wọ́n fún mi láti rà. Àmọ́ tó bá yá, tó bá pẹ́, mo máa i ra gílàsì òòrùn. Àmọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí gílàsì tí n fẹ́ rà ni gílàsì kọ̀m̀pútà. Gílàsì tí kò jẹ́ kí iná kọ̀m̀pútà kó wọ inú ojú yàn. Gílàsì tó máa ń dá àbò bo ojú rẹ̀ nígbà tó bá ń tẹ kọ̀m̀pútà. A máa ń pè é ní UV A light glass. Nítorí náà ó ṣe kókó láti rà gẹ́gẹ́ bí ẹni tó bá ń tẹ kọ̀m̀pútà. Ó dára kí ọ̀ ń ra gílàsì yìí nítorí pé ó jẹ́ ohun tó lè dáàbò bo ẹ.

Ṣé o máa ń mu àwọn ẹ̀rọ ìlera? Bẹ́ẹ̀ni, mo máa ń mu àwọn ẹ̀rọ ìlera nítorí pé ìlera jẹ́ oun kan tí gbogbo ènìyàn gbọ́dọ̀ ní. Ẹni tí kò bá ní ìlera kò lè ṣe oun kóhun. Nígbà mi tí ó bá fẹ́ jáde nígbà tí ara rẹ ò bá yá, wà á rí pé ẹ̀yàn ò ní le jáde àbí nígbà mi tí o bá fẹ́ lọ kíyàn nígbà tí ara rẹ ò bá yá, o ní le kíyàn. Nítorí náà ó dára láti máa tọ́jú ara rẹ. Bí mo ṣe wà yé oun tí bá rí pé ó máa jẹ́ oun ìlera fún mi, ó wù mí láti máa ṣe á bí ó wù mí láti máa mu á bí ó wù mí láti máa jẹ ẹ́. Nígbà tí ọ̀rẹ́ mi bá gbé òògùn wá fún mi pé kí n lo, nígbà náà mo máa wo òògùn náà tí ó bá jẹ́ òògùn tí ó máa ṣe àǹfààní fún mi, mo máa ṣe lò òògùn náà. Nítorí pé mo mọ̀ pé ìlera ara mi ó ṣe kókó ó dẹ̀ jẹ́ pàtàkì fún mi. Òun ló jẹ́ gbòógì nínú gbogbo oun kan tí bá fẹ́ ṣe lórí làálàá yìí. Nítorí pé nígbà tí kò bá sí ìlera, kò sí ọ̀rọ̀. Ẹni tí ó bá ní ọ̀rọ̀ tí kò ní ìlera, ẹni náà kò ní gbádùn ayé rẹ̀ àti wípé inú rẹ̀ kò ní dùn. Nítorí pé ìlera ni a fi ń gbádùn owó ní ayé àti ní ibi kíbi tí ó bá lọ. Nítorí náà ló da kí ọmọ ní ìlera ara àti iṣẹ́ láti máa ṣe oun gbogbo láti máa tọ́jú ara rẹ̀. Nítorí oun ìdábòbò, òun bẹ nítà àbí ohun tí ó lè jẹ́ kí ènìyàn ṣáì sọnù.

O fẹ́ràn jiyàn. Nígbà mi ti bá fẹ́ rí pé èèyàn fẹ́ jìyàn àbí èèyàn emo ati eyàn, a sọ̀rọ̀ nípa ohun kan tó fẹ́ jẹ́ kí mo lè jìyàn, mo máa yara fún ẹ nínú àbí máa dá ẹnu dúró. Jiyan máa ń wáyé bí àpẹẹrẹ nígbà tí èèyàn bá ń sọ̀rọ̀ nípa ẹ̀sìn bíi ẹ̀sìn Mùsùlùmí àti ẹ̀sìn kìrìsìtẹ́nì. Àwọn ènìyàn máa ń jìyàn lórí ẹ̀gàn púpọ̀ nípa bí Ọlọ́run ṣe sọ̀rọ̀ nínú Kùránì àti Bíbélì. Nígbà mi, nígbà mi ti bá ń bá ọ̀rẹ́ mi sọ̀rọ̀ àbí ẹ̀gbọ́n mi àbí àbúrò mi àbí ará mi àbí olùjọ́sìn mi àbí aládùúgbò mi lórí ẹ̀sìn, nígbà mi ti bá rí pé ó ti fẹ́ dì ìjà àbí ó ti fẹ́ máa di ohun tí èèyàn ti ń máa sọ̀rọ̀ sí Ọlọ́run, a máa dẹ́nu dúró. Nítorí náà ni kò dá kí èèyàn máa ja òun yan. Agaga tó bá jẹ́ ohun tó bá ṣe pàtàkì àbí ohun tí èèyàn ò mọ̀ àbí ẹni tí òní ìmọ̀ ń pa rẹ̀

Báwo ni o ṣe máa ń gbọ́rọ̀ èrò àwọn oníbàárà rẹ? Nígbà tí bá ń gbọ́ èrò àwọn oníbàárà mi ni pé mo máa ń gbọ́ èrò wọn nípa fóònù mi àbí nípa kọ̀m̀pútà mi àbí nípa ímeèlì mi. Nígbà tí bá rí nǹkan tí mo fẹ́ rà ní orí Íńtánẹ́ẹ̀tì àbí orí ayára bí àṣà, mo máa kọ́, mo máa pe ẹni náà nípa ago rẹ̀ àbí ẹni náà nínú fóònù rẹ̀. Nígbà tí bá ti pe ẹni náà, òun náà yóò pè mi padà àbí kó mú fóònù náà kó sì gbe. Nígbà tó bá ti gbe, a máa sọ̀rọ̀ lórí nǹkan tí bá fẹ́ rà. Bóyá oníbàárà mi ní ohun kan tí ó fẹ́ rà lọ́wọ́ mi bí fóònù àbí bí ago, ó máa bèèrè ohun tí fóònù náà ń ṣe àti wípé kínnídí tí mo fẹ́ fi ta fóònù náà àbí kínnídí tí mo fẹ́ fi ra fóònù náà. Nítorí náà ó dára láti bá oníbàárà sọ̀rọ̀ ní ọ̀nà tó pọ̀ àti ní ọ̀nà tó yẹ láti mọ bí oníbàárà náà ṣe jẹ́ olótítọ́ àbí wípé ẹniìkan tí kò ki n parọ́ ni oníbàárà náà.

Ègbé rẹ, ègbé, ègbé eré ìdárayá wo ni o fẹ́ràn jù? Ẹgbẹ́ eré ìdárayá tí mo fẹ́ràn jù ọhun ni bọ́ọ̀lù àfẹsẹ̀gbá. Nítorí pé bọ́ọ̀lù àfẹsẹ̀gbá, ó jẹ́ nǹkan tí mo fẹ́ràn láti kékeré mi. Nígbà tí mo wà ń kékeré, níbí ọmọ ọdún márùn-ún àbí ọmọ ọdún mẹ́fà ni màá tí ń gba bọ́ọ̀lù ní pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi, pẹ̀lú ẹsẹ̀ mi ní ibi tí mo ti gbé rí ní kékeré, nígbà tí mo wà ní ọ̀dọ̀ ìyá mi, nígbà tí mo wà ní ọ̀dọ̀ àǹtí mi ní Ìkòròdú. Ibẹ̀ ni mo ti mọ bí a ṣe ń fi ẹsẹ̀ gbá bọ́ọ̀lù pẹ̀lú àwọn ẹgbẹ́ mi àti àwọn ọ̀rẹ́ mi. Nítorí náà ni mo ṣe fẹ́ràn bọ́ọ̀lù àfẹsẹ̀gbá gidigidi. Mi dẹ̀ kí ń fi ṣeré. Nígbà tí ọ bá fẹ́ wo àwọnran bọ́ọ̀lù àfẹsẹ̀gbá, òun pẹ̀lú kàn tí inú mi má ń dùn sí, tí màá ti ń yára láti wo, nítorí pé mo níìfẹ̀ẹ́ bọ́ọ̀lù àfẹsẹ̀gbá gidigidi.

Ṣé o máa ń di ọjà àbọ̀ nígbà tí o bá wà nínú ọkọ̀? Nígbà tí mo bá wà nínú ọkọ̀ àbí mo bá jáde, mo máa ń di ọjà àbọ̀. Nítorí pé àwọn ènìyàn wọn máa rò pé nígbà tó bá jáde lọ sí ibi kan àbí tó bá lọ sí ohun èlò àbí tó bá lọ sí ohun ìdére, ìdárayá àbí patí àbí gbogbo bi ta ti ṣe ayẹyẹ, ó dára láti máa di ọjà. Nítorí pé tí o ò bá di ọjà, motọ́ le jẹ́ kí ọkọ̀ mìíràn lè bá ọjà náà jẹ àbí kó jábọ́ nínú ọkọ̀ tí ó bá wà. Nítorí náà ló dáa kí o máa di ọjà àbọ̀ nígbà tí o bá jáde àbí láti lọ mú nǹkan bọ̀ nígbà tí o bá jáde. Nítorí àwọn ọmọ rẹ tó wà n lé àbí ìyá rẹ tó bá ń lé àbí ìyàwó rẹ tó bá ń lé àbí bàbá rẹ tó wà lé àbí ẹ̀gbọ́n rẹ tó bá ń lé àbí àbúrò rẹ tó wà lé láti mú nǹkan fún wọn àbí pé láti bá wọn ra nǹkan bọ̀ láti ọjà. Nítorí pé wọn máa fẹ́ jẹ́ kí o bá wọn ra nǹkan bọ̀ nígbà mìín tó bá jáde kúrò nílé àbí tó lọ sí ibi iṣẹ́ àbí tó lọ sí ilé ìwé àbí tó lọ sí òkè òkun àbí tó lọ láti lọ pàdé oníbàárà. Ó dára láti máa di ọjà àbọ̀ nígbà mìíràn kankan.

Ṣé o máa ń ṣe ìṣódùn tun ọkàn? Ìsọdùn tán ọkàn, nígbà mìí mo máa ń ṣe ìṣódùn tán ọkàn àmọ́ ká má parọ́ ká má jálè ní ìbọn ọtímọ́ ìṣódòtun, ìṣódòtun ọkàn nítorí pé kí nǹ kan tí mo fẹ́ràn àbí kí nǹ kan tí mo ti gbọ́ rí lẹ́nu àwọn ènìyàn àbí lẹ́nu ẹ̀gbọ́n mi àbí lẹ́nu àbúrò mi àbí lẹ́nu ìyá mi àbí lẹ́nu bàbá mi. Nítorí náà, miì mọ̀ nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀, miì dẹ̀ lè dáhùn ìbéèrè ohun kan tí mo ò mọ̀ kí n má báa parọ́ sí ohun kan tí mo mọ̀

Irú ìbọ̀sẹ̀ wo ni o fẹ́ràn wọ̀? Irú ìbọ̀sẹ̀ tí mo fẹ́ràn láti máa wọ̀ ni ìbọ̀sẹ̀ tí ó bá jẹ́ ìbọ̀sẹ̀ tí mo rà fúnra mi àbí tí mo rà lórí ìntanẹ́ẹ̀tì àbí ìbọ̀sẹ̀ tó bá rẹwà púpọ̀. Nítorí ìbọ̀sẹ̀ tó máa ń bo gbogbo ẹsẹ̀ mi débi òkè nígbà mìí ní mò máa ń like láti máa wọ̀. Nítorí pé, níbi tí mo bá lọ ń ṣiṣẹ́ àbí níbi tí mo tí ń rìn lọ tí ǹkan bá gún mi léṣẹ̀ àbí tí ǹkan bá ṣubú lé mi léṣẹ̀ àbí tí ǹkan bá kan lé mi léṣẹ̀ kò ní tètè dùn mí àbí kò ní tètè ba ẹsẹ̀ mi jẹ́. Nítorí pé ìbọ̀sẹ̀ wà ní ẹsẹ̀ mi àbí nítorí pé ìbọ̀sẹ̀ náà o ṣe kínní? Ó dudu, o dé gun.

Mo máa ń jẹ oúnjẹ tó kù. Nígbà mi tí bàí jẹ oúnjẹ tó kù àbí tí oúnjẹ tí àwọn èèyàn bá fún mi bíi nígbà tí mo bá lọ kí ọ̀rẹ́ mi lè àbí tí mo lọ kí bàbá mi lè àbí tí mo lọ kí ìyá mi lè àbí tí mo lọ kí ẹ̀gbọ́n mi lè àbí tí mo lọ kí àbúrò mi lè àbí tí mo lọ kí arádùgbò mi lè tí wọ́n bá ní oúnjẹ tó wà nínú ilé tí wọ́n bá gbé jáde fún mi láti jẹ, mo máa jẹ nítorí pé apànle lára ń fẹ́ èèyàn gbọ́dọ̀ máa kọ oúnjẹ tí èèyàn bá fún ẹ jẹ. Nígbà mi tí o ò bá fẹ́ jẹ, o máa ga lọ́wọ́ wọn, o máa sì fẹ́ lòmi nítorí iná tó dá láti máa kọ oúnjẹ nígbà mi.

Ṣé o fẹ́ràn wà ní òru? Nígbà mi, mo máa fẹ́ràn láti wà ní òru nítorí pé òru jẹ́ ọjọ́ nínú gbogbo ọjọ́ tí gbogbo, gbogbo ènìyàn tó ma ti sùn àti wípé tí gbogbo, gbogbo ibi máa ṣukùnkùn. Nítoríná òru kì n ṣe ibi kan tí a fi ń ṣeré àbí ibi kan tí a fi ń ṣe àwàdà. Nítorí náà nígbà mí tí bá ń jáde lọ sí ibi tó jìnà àbí ibi kan tí mo mọ̀ pé mi ò lè dé bẹ̀ lálẹ́, màá n nífẹ̀ẹ́ láti rìn ní òru láti wa ọkọ̀ mi ní òru nítorí pé ìgbà náà ni, eré máa ń dùn láti sá àbí pé ìgbà náà ni mọ́tò náà máa ń dùn láti rìn.

Báwo ni òṣè máa ń jí ní òwúrọ̀, nígbà tí bá ti sùn ní ọ̀wo bì alẹ́ tí mo ti ṣe ohun gbogbo tí mo fẹ́ ṣe, kí ó tó dé pé mó sun. Nígbà tó bá ti di òwúrọ̀, tí bá ti jí, mo máa jí. Nígbà tí bá ti jí, màá kọ́ re jú díẹ̀. Nígbà tí bá ti rẹ̀ ju díẹ̀, nígbà náà ni màá ṣẹ̀ mọ́ pé mo fẹ́ ṣe ohun kan tí ó je kì í ṣe. Mo máa bá Ọlọ́run mi sọ̀rọ̀. Nígbà tí bá ti bá Ọlọ́run mi sọ̀rọ̀, tí mo ti ké pé Ọlọ́run mi ní ọ̀nà tí mo mọ̀ àti ní ọ̀nà tó yẹ nígbà mi, nígbà náà ni màá ṣẹ̀ mọ́ pé mo máa lọ díde láti wo fóònù mi. Nígbà tí bá ti wo fóònù mi, tí mo ti wo gbogbo àwọn mẹ́sẹ́ejì mi àti àwọn ìpe tó ti wọlé, mo máa dá wọ́n lóhùn padà àbí kín pín wọ́n, tí bá jẹ́ ohun ti máa pẹ̀ wọ́n. Nígbà tí bá ti ṣe gbogbo èyí tán, nígbà tí ó yẹ àti nígbà ó tọ́, nígbà náà ni màá ṣẹ̀ díde láti lọ wẹ̀ àbí láti lọ ṣe ohun gbogbo ti fẹ́ ṣe, àbí láti lọ fọnu, àbí láti lọ jẹun, àbí láti lọ kí àwọn ènìyàn tàn ẹ́ ta jọ ń gbé lé ní ẹgbẹ́ mi. Nígbà mí tí bá ti ṣe gbogbo eléyi tán, màá wọlé. Nígbà tí bá ti wọlé, màá wá wọ aṣọ mi. Àbí nígbà náà tí bá ti wẹ̀ tán, màá wá fọ́ ara mi, màá nu aṣọ mi pẹ̀lú tówẹ́ẹ̀lì mi, pẹ̀lú ohun tí mò ń lò láti fi mú ira àti gbogbo ìpara mi. Nígbà mí ni màá lò.

Omi ohun mímu ti o féràn jù. Ohun mímu ti mo féràn jù, òun ni ohun ti a fi èso ṣe. Nígbà tí a bá mú èso ẹyọ kan àbí méjì àbí mẹ́ta àbí márùn-ún àbí mẹ́fà àbí mẹ́jọ àbí méje àbí mẹ́sàn-án àbí mẹ́wàá papọ̀ tí a lọ papọ̀ pẹ̀lú ẹ̀rọ tí a fi ń lọ ǹkan, nígbà náà ni a máa ṣe ohun tí a pè ní ohun ta máa ń fún èso náà. Nígbà táa bá ti fún àwọn èso náà, omi tó bá jáde níbẹ̀, òun ni a mọ̀ ní omi ohun mímu tí mo féràn láti máa mu nígbà tí mo bá jẹun tán àbí nígbà tí àwọn ọ̀rẹ́ mi bá wá kí mi, mo máa ní ìtọ́ láti gbé fún wọn.

Ṣé o wọ aṣọ àkọyọrí ní ibi iṣẹ́? Bẹ́ẹ̀ni, mo wọ aṣọ àkayọrí ní ibi iṣẹ́ nítorí pé ìṣe mi jẹ́ ohun kan tí èèyàn gbọ́dọ̀ máa lọ ní kọ̀rẹ́kọ̀rẹ́ àbí ní gbogbogbà. Nígbà mi, ọ̀gá mi àbí awon àwọn ọ̀gá mi ní ilé ìwé, wọ́n máa ń sọ̀rọ̀ pé mi gbọ́dọ̀ wọ aṣọ àkọyọrí nítorí pé ó jẹ́ ohun tó jẹ́ jàm̀bà fún gbogbo àwọn arádúgbò mi àbí àwọn ọmọ ilé ìwé bí ẹgbẹ́ mi àbí àwọn olùṣìṣẹ́ mi ní ibi iṣẹ́ tí mo ti ń ṣiṣẹ́. Nítorí náà mo gbọ́dọ̀ ṣe àkíyèsí ohun tí bá wọ̀ ní àkókò.

Mo fẹ́ràn rin àtẹ̀gùn. Bẹ́ẹ̀ ni, mo fẹ́ràn láti máa rin àtẹ̀gùn. Nítorí pé nígbà mi ò tí bá lọ sí ibi kan tí a bá kọ́ ilé alájà méje àbí mẹ́ta àbí mẹ́rin àbí márùn-ún, ó dára kí àtẹ̀gùn wà níbẹ̀. Nítorí pé láìsí àtẹ̀gùn kò sí bó ṣe fẹ́ rìn lọ sí iyàrá rẹ̀ àbí nínú láti lọ ṣe ìbaluwe àbí ìgbonse. Nítorí náà ló dára láti máa ṣe àtẹ̀gùn sí ilé tí ó bá ga àbí ilé tí a bá kọ́ tó bá pọ̀. Nítorí náà ilé mi ó ní àtẹ̀gùn ẹyo kan láti má ní ìbá wọlé. Nítorí àwọn nǹkan mìíràn tí wọ́n kí a fẹ́ wọlé tó bá ti dé àtẹ̀gùn, wọn kì í wọlé. Àtẹ̀gùn máa tún dáàbò bò ẹnu ọ̀nà láti má le jẹ́ kí ohun bí tó má ṣe jàmbá fún ènìyàn kó wọlé sínú inú ilé.

Mo máa ń ṣe nígbà tí ó bá n, tí ó bá sín. Nígbà tí mo bá sín, ìsín jẹ́ ohun kan tí èèyàn máa ń ṣe ni torí pé àlàye lo máa ń sín, òku kò lè sín. Nítorí náà nígbà tí n bá sín nígbà mi àbí nígbà tí bá wà ní àwùjọ, nígbà tí n bá sín, mo máa mú aṣọ ìbẹ́tẹ́ lọ́wọ́ àbí kékeré láti fi bo imú mi kó tó di pe mo sín. Nígbà tí ìkumu náà bá ti jáde, màá sì fọ́n dànù. Nígbà tí bá ti fọ́n dànù, màá sì lọ fọ ọwọ́ mi. Nígbà tí bá rí omi ní ibi tí mo ti wà àbí nígbà tí n bá rí omi, mo máa fọwọ́, mo máa fi aṣọ ìbẹ́tẹ́wọ́ kékeré tí mo mú dání, mo máa fi pa ọwọ́ mi rẹ́ láti jẹ́ kí kin ṣe ìgbẹ́ àgbékalẹ̀ ìjàmbá àbí àìsàn àbí ohun tó lè ṣe ìjàmbá fún ara mi àbí awon aládùúgbò mi àbí àwọn ará ilé mi nígbà mi.

Báwo ni o máa ń gba ọwọ́ ènìyàn? Nígbà tí n bá rí ènìyàn kan tí mo bá fẹ́ gba ọwọ́ọ rẹ̀, ènìyàn jẹ́ àwọn èèyàn láti gb'ọwọ́ rẹ̀ lóríṣiríṣi. Nígbà tí n bá fẹ́ gba ọwọ́ ènìyàn bí ọ̀rẹ́ mi àbí ẹgbọ́n mi àbí bí àbúrò mi, mo máa gba ọ̀wọ́ rẹ̀ ní apá ọ̀tún nítorí pé gẹ́gẹ́ bí ọmọ Yorùbá, apá ọ̀tún jẹ́ ọwọ́ tí ó máa ń fún àwọn ní ìpọ́nlé àbí ní iyì. Kò dá kí èèyàn máa gbọwọ́ ní apá òsì nítorí pé òun àmì tí kò dá ni àbí ohun kan tí ó lè jẹ́ kí èèyàn má ní àpọ́nlé láwùjọ àbí láàárín ẹgbẹ́ àbí láàárín àwọn ènìyàn tí èèyàn bá mọ̀. Nítorí náà bí ṣe máa ń gba ọ̀wọ́ ènìyàn nìyẹn láti pọ́n ẹni náà lé àbí láti fi ìyìn fún ẹni náà àbí láti bu iyì fún ẹni náà láti má lè ṣe yẹ̀yẹ ènìyàn ní àwùjọ àbí ní ẹgbẹ́ ilé mi àbí ní ìjọ mi àbí ní ilé tí mo ti jáde wá.

Ò má n ṣe eré ìdáná. Bẹ́ẹ̀ ni mo má n ṣe eré ìdánìí. Nítorí pé eré ìdánìí jẹ́ eré kan tí èèyàn má n ṣe nígbà tí èèyàn bá dá wà. Nítorí pé kò sí èèyàn tó lè ba ẹ ṣe. Nítorí náà ni mo ṣe má n ṣe nígbà tí mo bá ní, tí n bá ní àkókò láti ṣe. Nítorí pé nígbà mìí eré máa n jẹ́ kí ohun inú èèyàn máa dùn àti pé eré kò kí n fa àìsàn sí ara. Nítorí náà ló dára láti máa ṣe eré nígbà tí o bá dá wà àbí nígbà tí o bá wà pẹ̀lú èèyàn ní ilé rẹ àbí ní ìta àbí ní ibi iṣẹ́ àbí ní ilé ìwé àbí ìjọ àbí ní ara àdúgbò rẹ àbí nígbà tí èèyàn bá lọ sí ọjà. Ó dára láti máa bá àwọn oníbàárà ṣe eré láti mú inú wọn dùn àti wípé láti jẹ́ kí wọn sọ ohun tó bá dára fún ẹ láti rà nínú ọjà wọn. Nítorí náà ló dára láti máa ṣe eré.

Mo fẹ́ràn ra oúnjẹ ní òpópónà. Nígbà mí, mi ò fẹ́ràn láti máa ra oúnjẹ ní òpópónà. Nítorí pé oúnjẹ òpópónà ó jẹ́ oúnjẹ kan tí èèyàn o mọ̀ bí wọn ṣẹ ṣe, àti omi tó fi ṣe, àti àwọn èròjà tó n fi ṣe. Nítorí náà, èèyàn gbọdọ̀ máa ṣọ́ra láti máa ra oúnjẹ ní òpópónà. Nítorí náà mo ṣe nífẹ̀ẹ́ láti máa se oúnjẹ mi ní ilé àbí láti máa dáná fúnra mi. Àmọ́ nígbà mí, nígbà tí n bá jáde àbí tí n bá lọ síbi tó jìnnà, tí kò síbi n ṣe lè dáná fúnra mi, mo máa lọ sí ìta láti lọ ra oúnjẹ ní òpópónà. Nítorí náà, ibi tí máa ti ra oúnjẹ náà ó gbọdọ̀ jẹ́ ibi kan tí máa wò fínnífínní àti pé ibi kan tí mo mọ̀ pé wọ́n ń ṣe ohun ìdẹ̀tí n bẹ́ẹ̀ àbí ohun ọ̀bùn n bẹ́ẹ̀ àbí ohun tí ó lè jẹ́ kí ara èèyàn kó ní ìdọ̀tí àbí oúnjẹ kan tí ó lè ba ara èèyàn jẹ́.

Nígbà wo ni o máa ń gé irun rẹ? Nígbà tí màá gé irun mi ni ìgbà tí bá rí pé irun mi ti kún. Irun jẹ́ ohun kan tí Ọlọ́run jẹ́ kó máa fi sórí èèyàn láti máa dáàbò bo ore èèyàn nínú òrùn. Nítorí pé irun ó wà ní dúdú àti wípé òrùn jẹ́ ohun, nǹkan dúdú jẹ́ ohun kan tí ó máa ń fi ara gba òrùn àti fi ara gba nǹkan tó bá gbóná. Nítorí náà ó dára láti máa fi irun lẹ̀ nígbà míì. Àmọ́ nígbà tí bá rí pé irun mi ti kún, àwọn ènìyàn tí fẹ́ máa sọ̀rọ̀ mi fẹ́ àbí ojú mi ti fẹ́ máa dàbí ojú àgbàlagbà. Nítorí náà nígbà mi ni màá lọ gé irun mi láti lè wá padà ní ẹwà ara mi. Àmọ́ tó bá yá nígbà tí irun náà bá ti kún, mi ò kí n gé mọ́, màá fi í lẹ̀.

Ojú rẹ dáradára dára. Bẹ́ẹ̀ni ojú mi dára nítorí pé ìbéèrè èmi wa tí èèyàn bá ń bèèrè lọ́wọ́ èèyàn tó jẹ́ ìbéèrè àgo. Nígbà tí èèyàn bá ń bèèrè lọ́wọ́ èèyàn péṣe ojú rẹ dára, nígbà náà, nígbà tó bá rí pé ẹni náà ń fi ojú náà ríran. Ojú jẹ́ ohun kan tí èèyàn máa ń fi ara wo àbí ohun kan tí èèyàn máa ń fi wo nǹkan. Nígbà tí ojú jẹ́ ọba ara nítorí pé Ọlọ́run, nígbà tí Ọlọ́run dá ojú, Ọlọ́run rí pé ojú jẹ́ ohun kan tí a máa fi máa ríran àbí láti fi máa lọ síbìkan tí a bá fẹ́ lọ. Nítorí náà ojú jẹ́ ohun kan tí èèyàn gbọ́dọ̀ bí i ṣeré láya ara wa, láya ní gbogbo ẹ̀yà ara wa. Nítorí náà mo ṣe máa ń jẹ́ kí ojú mi kó dára. Mi ò kí ń ṣe ohun tó lè jẹ́ kí ojú mi kó máa dára.

Báwo ni ìgbéyàwó iṣẹ́ tó kẹ́yìn ṣe rí? Ìgbéyàwó iṣẹ́ tí mo kẹ́yìn ṣe rí ni pé ìgbéyàwó tí mo lọ ni ìgbéyàwó àwọn ará ìjọ mi ní ibi tí mo ti ń jọ́sìn fún Ọlọ́run. Nítorí náà ìgbéyàwó jẹ́ ohun kan tí ó máa ń wáyé láàárín ọkùnrin àti obìnrin láti di ohun ọ̀kan. Nítorí pé Ọlọ́run sọ pé ohun tí èyàn bá ti kó papọ̀, kò sí èyàn tó gbọ́dọ̀ pínya. Nítorí náà ló dára láti máa ṣe ìgbéyàwó. Ìgbéyàwó jẹ́ nǹkan tí èèyàn máa ń ṣe nígbà tí èèyàn bá ti wà ní àyè ara rẹ̀ àti pé tó bá ti tó dangajia láti jẹ́ ọkọ tàbí láti jẹ́ aya. Nítorí náà ìgbéyàwó o se ohun kan tí a lè fi ṣeré àbí ta lè fi falẹ̀ àbí ta lè fi máa rẹ́rìn-ín. Nítorí náà ó dára láti máa ní ìṣọ́ra àbí láti máa mọ irú ẹni tí èèyàn bá fẹ́ fẹ́ àbí ẹni tí èèyàn bá fẹ́ tẹ̀lé lọ ilé bàbá rẹ̀ àbí lọ ilé ìyá rẹ̀. Ìgbéyàwó dára gan-an gidigidi. Mo ní fẹ́ láti ní ìgbéyàwó ní ọjọ́ ọ̀la nígbà tí èmi náà bá ti pinnu láti gbé ìyàwó.

Ṣo fẹ́ràn lọ sí etí òkun? Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn láti máa lọ sí etí òkun nítorí pé etí òkun jẹ́ ohun kan tí Ọlọ́run dá láti fi fi ògo Ọlọ́run hàn. Òkun jẹ́ ohun kan tí èèyàn kan ò mọ ọ̀pin rẹ̀, èèyàn ò mọ ìbẹ̀rẹ̀ rẹ̀. Òkun jẹ́ ohun kan tí Ọlọ́run dá sáyé láti máa yí ayé ká. Nítorí náà, mo fẹ́ràn láti wo iṣẹ́ Ọlọ́run. Nígbà míì, àmọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí etí òkun ni ilé mi gbé, ilé mi gbé wà. Nítorí pé etí òkun ni, abi mi sí ibẹ̀ ni a ti jẹ́ kí n dàgbà. Nítorí náà ni mo ṣe fẹ́ràn etí òkun. Àmọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí mo ti kúrò ní ilé mi, mo ti wà ní ọ̀nà òkè. Nítorí pé ibẹ̀ ni mo ti ń lọ sí ilé ìwé mi àti iṣẹ́ tí mo ń ṣe nígbà mìíràn tí ó bá yọ. Nítorí náà etí òkun dára. Nítorí pé ó gbé iṣẹ́ Ọlọ́run yọ. Mo fẹ́ràn láti máa lọ sí ibẹ̀ ní kọ̀ọ̀kan tí bá ti rí àyè láti lọ síbẹ̀.

Ìrọ̀rí mélòó ni o máa ń lò? Ìrọ̀rí tí máa ń lò, ó jẹ́ ìrọ̀rí ẹyọ kan. Nítorí pé nígbà tí èèyàn bá lo ìrọ̀rí, kí la ń pè ní ìrọ̀rí? Ìrọ̀rí jẹ́ ohun kan tí a máa ń lò lórí bẹ́ẹ̀dì nígbà tí ènìyàn bá fẹ́ sùn. Nítorí pé láì lo ìrọ̀rí, ọrùn le dùn ẹ̀, apá le dùn ẹ̀. Bí lọ́wọ́ lọ́wọ́ báyi èyin dùn mí nítorí pé mo sùn sí ilẹ̀ẹ́lẹ̀, àmọ́ mi ò mọ̀ bóyá mo lo ìrọ̀rí àbí mo lo ìrọ̀rí. Àmọ́ ìrọ̀rí dára, ìrọ̀rí ẹyọ kan mo ní lọ́wọ́ lọ́wọ́ báyi nítorí ọmọ ilé-ìwé ni mí. Mi ò ra ìrọ̀rí tó pọ̀ nítorí pé kò sí ènìyàn tó ń gbé pẹ̀lú mi. Èmi nìkan mo dá gbé. Nítorí náà mo ṣe ń lo ìrọ̀rí ẹyo kan mo jẹ máa ń lò ó nígbà tí mo bá fẹ́ sùn àbí nígbà tí mo bá fẹ́ rẹjú díẹ̀ ní orí ibùsùn mi àbí lórí bẹ́ẹ̀dì mi. Nígbà mí tí bá ní àlejò, ìrọ̀rí mi mo máa ń gbé fún láti lò nítorí pé àlejò ní ohun, ẹ́ kan ló máa lò ó. Èmi máa máa lo ẹ̀ lọ gbogbo ìgbà àti gbogbo ọjọ́. Nítorí náà ló dáa láti máa ṣàánú àbí láti máa ṣe ohun tó tọ́ gẹ́gẹ́ bí ọkùnrin àbí obìnrin.

Irú fóònù alágbéka wo ni o ń lò?, Fóònù alágbéka tí mo ń lò o jẹ́ fóònù kan tí mi o ní fẹ̀ sí torí fóònù náà máa ń fún mi ní wàhálà. Àmọ́ mo máa ní fẹ́ tí o bá lè ra fóònù imí fún mi ìwọ gẹ́gẹ́ bí AI to bá lè ràn mí lọ́wọ́ láti ra fóònù imí fún mi, to bá lè sọ ohun kan tí mo lè ṣe láti fi rówó fóònù imí mo máa ní fẹ́ sí. Àmọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí mo ti lo fóònù oríṣiríṣi Tecno Spark 10c ni mo ń lò lọ́wọ́lọ́wọ́ báyìí. Fóònù náà ki n sè fóònù tí mo ní fẹ̀ sí nítorí pé iṣẹ́ orí rẹ kò pé kó jẹ tún jáfáfá nítorí pé ó máa ń jẹ́ kí ohun tí mo ń ṣe kò kín tètè ń lọ. Nítorí náà mo ṣe ń pinnu láti ra fóònù imí àbí tí bá rí owó láti ra fóònù imí inú mi máa dùn gan. Tí bá rí owó àbí, tí èèyàn bá fún mi lówó àbí, tí èèyàn bá fẹ́ yà mí lẹ́nu tó bá ra fóònù Samsung Galaxy S22 Ultra fún mi inú mi máa dùn gan.

Ṣé o ti rìn pẹ̀lú ọkọ̀ ojú-irin rí? Bẹ́ẹ̀ni, mo ti rìn pẹ̀lú ọkọ̀ ojú-irin nígbàtí mo fẹ́ lọ kí èèniyàn ní odi kejì ìlú tàbí nígbàmi tín mo bá lọ sí ọjà, nígbàtí ibi tí àwọn èèyàn bá wà tí bá ti gba ibẹ̀ kọjá. Ọkọ̀ ojú-irin jẹ́ ọkọ̀ kan tó gùn nítorí pé a asopápọ̀ ní oríṣiríṣi ọkọ̀ la sopápọ̀ láti jẹ́ ọkọ̀ ojú-irin. Ó sì jẹ́ ọkọ̀ tó máa rìn lórí irin. Nítorí náà ni a sì pe ní ọkọ̀ ojú-irin. Nígbà tí a bá fẹ́ lọ sí ọkọ̀ ojú-irin, mo máa mú káàdì àná àbáwọlé mi, mo máa fi owó sínú rẹ̀. Nígbà tí mo bá ti fi owó sínú rẹ̀, màá sì lọ sí ibi tí mo ti máa wọ ọkọ̀ náà. Nígbà tí mo bá ti dé ibi tí mo ti máa wọ ọkọ̀ náà, mo máa gbé káàdì mi sínú maṣíìnì náà. Maṣíìnì náà sì máa yọ owó ọkọ̀ náà nínú káàdì mi. Nígbà náà ni ẹ̀nu oná máa ṣí fún mi. Nígbà náà ni màá wọlé, mo máa sì wọnú ọkọ̀ náà. Nígbà tí mo bá ti wọnú ọkọ̀ náà, tí mo bá ti lọ síbi, tí mo bá ti dé ibi tí mò ń lọ, ní ọ̀nà ibi odi kejì àbí ìlú kejì, màá sì bọ́lẹ̀, màá sì ṣe bí i ṣe ṣe ní alákọ̀kọ́.

Mo ti gun ọkọ̀ ojú omi rí. Bẹ́ẹ̀ni, mo ti gun ọkọ̀ ojú omi rí. Ọkọ̀ ojú omi jẹ́ ọkọ̀ tí ó máa ń rìn lórí omi. Nítorí pé bí awọ́n ìlú kan wà nígbà mìí to je pe t'eeyan bá fẹ́ lọ, omi nìkan ni èèyàn le gbà dé ibẹ̀. Kò ní òkèlè àbí ibi tí mọ́tò lè gba àbí ibi tí ọkọ̀ lásán lè gba. Nítorí náà ni mo ṣe máa ń wọ ọkọ̀ ojú omi. Ọkọ̀ ojú omi jẹ́ ọkọ̀ tí máa ń wọ̀ lọ sí ìlú màmá mi nígbà mìíràn. Ìyá mi, ọmọ ibi sáìdì omi ni wọ́n. Nítorí náà ni màá ṣe wọ ọkọ̀ ojú omi lọ sí ọ̀dọ̀ wọn. Ọkọ̀ ojú omi jẹ́ ohun kan tó máa ń lo ẹ́ńjíìnì lẹ́yìn láti fi rìn lórí omi. Ìgbà mìí ó máa ń sáré, ìgbà mìíràn kò kíì sáré. Ó jẹ́ pé tí ẹ̀rù bá pọ̀ nínú rẹ̀ kò tíì sáré. Àmọ́ tí kò bá sẹ́rù nínú rẹ̀ ó máa ń sáré. Nítorí náà mo ṣe fẹ́ràn ọkọ̀ ojú omi gidigidi nígbà mìíràn. Ọkọ̀ ojú omi jẹ́ ọkọ̀ kan tí mo fẹ́ràn nítorí pé ó máa ń sáré nígbà mìíràn. Nítorí pé èèyàn lè wẹ̀ nínú omi nígbà tí èèyàn bá dé agbami, èèyàn kò lè bọ́lẹ̀ láti wẹ̀ nínú omi nígbà mìí.

Báwo ni o ṣe máa ń pàrọ̀ ọkàn nígbà tí iṣẹ́ bá pọ̀? Nígbà tí iṣẹ́ bá pọ̀ lọ́wọ́ mi nítorí pé iṣẹ́ jẹ́ ohun kan tí mo gbọ́dọ̀ ṣe níbi iṣẹ́ mi àbí ní ilé ìwé àbí níbi bàbá mi àbí lọ́dọ̀ ìyá mi àbí lọ́dọ̀ ẹ̀gbọ́n mi àbí lọ́dọ̀ àbúrò mi àbí lọ́dọ̀ ọ̀rẹ́ mi, ohun ni èmi máa ti ń ṣe iṣẹ́ lọ́pọ̀lọpọ̀. Nítorí náà tí iṣẹ́ bá pọ̀ lọ́wọ́ mi láti ṣe, mo máa pín iṣẹ́ náà sí ìgbà àti àkókò àti ìgbà tí mo fẹ́ ṣe wọ́n. Bíi pé nígbà tí mo bá fẹ́ ṣe iṣẹ́ mẹ́ta, mo máa fún iṣẹ́ kọ̀ọ̀kan ní wákàtí kọ̀ọ̀kan. Nígbà tó bá ti pé wákàtí mẹ́ta, mo máa parí iṣẹ́ náà. Iṣẹ́ tí bá rí pé mì lè parí nínú wákàtí náà, mo máa ṣọ́ di ijó ẹ mi àbí ìgbà ẹ mi láti ṣe. Nítorí náà mi fi àkókò ṣòfò nígbà tí bá ń ṣiṣẹ́ nítorí pé iṣẹ́ lè pọ̀ lọ́wọ́ mi láti ṣe. Nítorí ìgbà mi tí bá tún pé ènìyàn, mo lè pe ènìyàn láti ràn mi lọ́wọ́ láti ṣe iṣẹ́ náà. Nítorí pé tí ènìyàn bá bá mi ṣe iṣẹ́ náà, iṣẹ́ náà máa yá a tún ní ìtumọ̀ a tún ní ohun èsì ayọ̀ gidigidi.

Nígbà wo ni o kẹ́yìn lọ sí ìṣẹ́gun-ìṣẹ́gun òdò? Kí ló jẹ́ ìṣẹ́gun òdò? Àmọ́ nǹkan tí mo ò dé, ìṣẹ́gun òde ni pé ohun tí mo mọ̀ tó jẹ́ ìṣẹ́gun òde ni pé òde tí ọ̀nbà lọ láti lọ ṣẹ́gun. Àmọ́, ó ti pẹ́ tí mo ti lọ sí ìṣẹ́gun òde, mi ò tẹ̀lé rantì nítorí pé ìgbà náà ti pẹ́. Àmọ́ nǹkan tí mo mọ̀ tó jẹ́ ìṣẹ́gun òde, ìṣẹ́gun òde ni pé nígbà tí eeyan bà lọ síbí kan tó dé láyo àti alafíà tó sì bọ̀ láyo àti àláfíà. Nígbà náà la máa ń pe ìṣẹ́gun òde.

Irú orin wo ni o fẹ́ràn láti má gbọ́? Irú orin tí mo fẹ́ràn láti má gbọ́, o gbọ́dọ̀ jẹ́ orin Kristẹni, orin tí a kọ nípa ìlànà Kristẹni, orin tí a kọ nípa yínyin Ọlọ́run àbí fífi ogo fún Olúwa. Irú orin bẹ́ẹ̀ ni mo fẹ́ràn láti má gbọ́. Nítorí pé mi ò fẹ́ràn láti má gbọ́ orin tí hip hop àbí orin galala àbí orin bísko irú awon orin bẹ́ẹ̀, mi ò fẹ́ràn láti máa gbọ́. Orin tí mo fẹ́ràn láti máa gbọ́, òun ni orin Kristẹni ní gbogbo ìgbà atí ńi gbogbo ọjọ́. Nítorí pé orin yìí ó máa jẹ́ kí n rántí Olúwa, ó máa jẹ́ kí n fiyì fún Olúwa, ó máa jẹ́ kí n lè jó fún Olúwa. Nítorí pé Olúwa ni Ọlọ́run àwọn ọmọ ogun, òun ni bàbá mi, ìbẹ̀rẹ̀ àti òpin ayé mi. Nítorí náà ni mo ṣe fẹ́ràn láti máa gbọ́ orin Kristẹni.

Ṣé o máa ń wọ ìbọ̀wọ́? Bẹ́ẹ̀ni, mo máa ń wọ ìbọ̀wọ́ nígbà mi tí mó bá nílò láti wọ̀ọ́ boyá ní ibi iṣẹ́ mi àbí ní ilé iwe mi nígbà tí a bá ń ṣe ìdánwò kan tí ó nílò láti jẹ́ ká wọ ìbọ̀wọ́ bí àpẹrẹ nígbà tí a bá ń ṣiṣẹ́ lórí iná. Nígbà mi a máa ń wọ ìbọ̀wọ́ kí iná má lè gbé wa, nítorí pé ìbọ̀wọ́ ṣe pàtàkì. Ìbọ̀wọ́ jẹ́ ohun kan tí a ń wọ̀ láti fi dáàbòbo ọwọ́ láti dẹ́kun ìjàmbá ọwọ́ àbí láti jẹ́ kí ọwọ́ má lè di ohun kan tí èèyàn lè fi jẹun nígbà tí ẹ́ bá ṣẹ́tán. Ẹni tó bá ń ṣiṣẹ́ níbi tí ó ti ń ṣiṣẹ́ ìdọ̀tí, ó dáa láti wọ ìbọ̀wọ́ láti fi dáàbòbo ọwọ́ wọn nítorí ìjàmbá àbí ohun àìsàn kan.

Nígbà wo ni o kẹ́yìn lọ wo lọ wo eyín? Nígbà tí mo kẹ́yìn lọ wo eyín mi, ó ti pẹ́ nítorí pé eyin mi jẹ́ eyin kan tí ó wà ní àlàáfíà. Kosi nkankan ti o se eyin mi nitori pe oun mo n fi je, oun mo fi n mu oun mo fi n se ohun gbogbo. Eyin jẹ́ ohun nkan lẹ̀ya ara wa tí a má a fi ń rún oúnjẹ. Nígbà tí èèyàn bá jẹ oúnjẹ tó bá le, ẹyín ni ó máa bá yan run. Nítorí náà, nígbà mi, mi kì í lọ wo eyin mi àmọ́ tí mo ti kẹ́yìn lọ wo eyín mi, ó ti pẹ́ àti wípé mi lọ rí nítorí pé kò sí owó láti fi lọ wo eyin nígbà mi. Nítorí náà, mo ṣe like láti maa lo eyin mi bí mo ṣe lọ. Mo má a fọ eyin mi, mo dẹ̀ máa n tọ́jú eyín mi láti dẹ́kun ìbànújẹ́ àbí láti dẹ́kun àìsàn ẹyín nígbà mi.

Kí ni mo máa ń ṣe ní àṣálẹ́? To bá ti di àṣálẹ́ gẹ́gẹ́ bí ọjọ́, nígbà tí ó bá ti di àṣálẹ́, mo bá ń ṣe awon nkan tí mo fẹ́ bá fẹ̀ ṣe. Ohun tí n bá ṣẹ́ ní àṣálẹ́ ó pọ̀ gan. Nígbà mi tí n bá fẹ́ ṣe nǹkan lórí fóònù mi, mo máa tẹ́ fóònù mi fún ìgbà díẹ̀. Nígbà tí n bá ti tẹ́ fóònù mi fún ìgbà díẹ̀, ìgbà mi máa wo fídíò lórí fóònù mi. Nígbà tí n bá ti wo fídíò lórí fóònù mi, nígbà díẹ̀, nígbà mi tí bá fẹ́ ṣe iṣẹ́ lórí salẹńsío òmi, mo máa wo fóònù mi láti fi ṣe iṣẹ́ lórí sàlẹńsí òmi. Nígbà tí n bá ti ṣẹ́ tí mo tì kọ AI ní bí wón ṣe ń sọ̀rọ̀, nígbà mi mo máa tú lọ sùn. Nígbà tí n bá ti sùn, màá tún lọ jẹun. Nígbà tí n bá jí ti mo jẹun, nígbà tí n bá jẹun, màá tún sùn padà. Nígbà mi tí n bá tètẹ́jì ní àárọ̀ maá tètè ṣe ohun tí n bá fẹ́ ṣe, àmọ́ kí tó sùn, mo máa gbàdúrà sí Ọlọ́run nítorí pé òun lóba àwọn oba.

Àwọn iṣẹ́ ìgbọ̀nsẹ̀ wo ni o máa ń lò? Àwọn iṣẹ́ ìgbọ̀nsẹ̀ tí mo máa ń lò ó pọ̀ gan loríṣiríṣi nígbà mi. Nítorí pé ibi tí mò ń gbé àwọn èèyàn tí wọ́n ń lo ìgbọ̀nsẹ̀ wọ́n pọ̀ń bẹ́ẹ̀. Nítorí náà kì í ṣe kí má lo ìgbọ̀nsẹ̀ tí gbogbo èèyàn bá ń lò. Ìgbọ̀nsẹ̀ tí màá ń lò, ìgbọ̀nsẹ̀ tí èmi fún àmi máa ń lò. Àmọ́ nígbà tí bá ti lo ìgbọ̀nsẹ̀ ọ̀nà tán, màá lọ dáńnù lọ sí ilé ìgbọ̀nsẹ̀. Nítorí náà bí se máa ń lo ìgbọ̀nsẹ̀ mi, ó gbà nígbà tí ó ní àti àkókò tí màá ń lò, àti láti máa lọ da ìgbọ̀nsẹ̀ nù nígbà mi láti ṣe ìjàbà àìsàn àbí ohun tí a ń pè ní ìfẹ́sàn. Nítorí náà kò da kí èyàn mà lo ìgbonsè tí gbogbo èyàn bà lò nítorí pé ó dára láti ní ìgbọ̀nsẹ̀ tí ara èèyàn nìkan láti dáàbòbò ara rẹ̀ àbí láti ṣe ohunkóhun tó bá ń ṣe ní ìgbà mìíràn.

Oṣù wo ni a bí ọ? Oṣù ta bí mi ni oṣù Sẹ́ptẹ́mber Oṣù yìí jẹ́ oṣù kan tí mi o kì ń gbàgbé. Óhun ni a máa ń ṣe abẹ́ ayẹyẹ ọjọ́ ìbí mi. Nítorí náà mi o kì n fi oṣù iyen ń tẹbà ṣeré. Oṣù kan tí mo tún mọ̀n dáradára ní gbogbo ìgbà nítorí pé a máa ń bèrè lọ́wọ́ mi ní gbogbo ọjọ́ àbí ní gbogbo ibi tí n bá lọ, bóyá ilé ìwé ni àbí ní ibi iṣẹ́. A máa ń bèrè oṣù taa bí mi láti ní àkọsílẹ̀ oṣù taa bí mi ní gbogbo ibi tí n bá n lọ nígbà mìí.

Kókó ẹ̀kọ́ wo ni o fẹ́ràn jù nígbà ìwé? Nígbà tí mo bá ń lọ sí inú ìwé àbí tí mo wà nínú kíláàsì mi, kókó ẹ̀kọ́ tí mo fẹ́ràn jù ni ẹ̀kọ́ bàọ́lọ́jì. Kókó ẹ̀kọ́ yìí nítorí pé mo fẹ́ràn rẹ̀ bí tíṣà náà, bó ṣe bí olùkọ́ náà bó ṣe bá ń kọ́ wa nígbà náà. Olùkọ́ náà jẹ́ ohun kan olùkọ́ tí ó máa ń jẹ́ kí gbogbo ọmọ ilé ìwé kó mọ ohun tí ó bá ń kọ́ wọn. Nítorí náà ni mo ṣe fẹ́ràn gbogbo ẹ̀kọ́ biology. Nígbà tí mo ti fẹ́ràn rẹ̀, mo wá rò nínú ọkàn mi láti lọ di dókítà nítorí biology tí mo mọ̀. Àmọ́ nígbà tí mo wá ṣe jámbù tí mo kọ WAEC mi, jámbù mi ò mú yunifásítì tí fẹ́ lọ. Nítorí náà ni mo ṣe di dókítà. Bọ̀ níìsín, mo ti di engineering láti ṣe gbogbo ohun tí mo fẹ́ ṣe.

Ṣé o máa ń mu àwọn oun mímu púró-puroténì? Bẹ́ẹ̀ ni, mo máa ń mu òun mímu tó máa ń fún mi ní puroténì. Nítorí pé puroténì jẹ́ oun kan tí èèyàn gbọdọ̀ máa mú àti nígbà tí ó jẹ́ kó máa mú, ìgbà tí o mọ̀ pé ó ní ànfààní fún ara. Nítorí pé puroténì jẹ́ oun kan tó ń fún, tó ń ṣe ní láfààní, tó ń ṣe ara lóore láti máa mú àti ní gbogbo ìgbà. Nítorí náà ni mo sì máa ń mu puroténì bí i ẹja, bí i ọsàn, bí i èso, bí i Apple, bí i àti àwọn nǹkan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ìyá mi máa ń rà fún mi nígbà mi. Bàbá mi máa ń rà fún mi nígbà mi. Ẹ̀gbọ́n mi máa ń rà fún mi nígbà mi. Àbúrò mi máa ń rà fún mi nígbà mi. Àwọn ọ̀rẹ́ mi náà sì máa ń rà fún mi nígbà mi. Nítorí náà ni mo ṣe nífẹ̀ẹ́ puroténì láti máa mú. Nítorí pé ó ṣe ànfààní fún ara lọ́pọ̀lọpọ̀.

Nígbà wò ni ọjà túntún yóò jáde? Nígbà tí ọjà túntún yóò jáde, òun ni ìgbà tí ọba ti sọ pé ọjà tí ó fẹ́ jáde. Nígbà tí ẹni tí ó bá ní ọjà bá fẹ́ gbé ọjà túntún jáde, ó máa sọ nínú ẹ̀rọ àgbékárí àbí àgbékákárí pé ọjà túntún fẹ́ jáde. Nígbà náà ni inú mi yóò dùn, àbí nígbà náà ni màá mọ irú ọjà tí mo fẹ́ rà, ní àkókò tí mo fẹ́ rà á, ní ìgbà tí mo fẹ́ rà á. Nígbà náà ni àbí ìgbà mi tójò bá ń rọ̀ nígbà mi, ọjà kí n ò kí ń jáde.

Ṣé o máa ń kọ ìwé pẹ̀lú ọwọ́? Bẹ́ẹ̀ni, mo máa ń kọ ìwé pẹ̀lú ọwọ́. Boyà ni ibi iṣẹ́ mi àbí ni ibi tí mo ti ń ṣiṣẹ́. Nígbà mi tí ọ̀gá mi bá gbé iṣẹ́ fún mi ní ibi iṣẹ́, mo máa nílò láti kọ sínú ọwọ́ àbí sínú ìwé pẹ̀lẹ́bẹ́. Nígbà tí n bá ti kọ iṣẹ́ náà síbẹ̀, mo má kọ àkokò sí iwájú iṣẹ́ náà. Nígbà tí mo bá ti kọ àkokò sí iwájú iṣẹ́ náà, mo máa kọ ibi tí mo ti fẹ́ fi ṣe iṣẹ́ náà sí iwájú iṣẹ́ náà. Nígbà tí mo bá ti kọ gbogbo eléyìí, màá wá gbe lọ fún ọ̀gá mi. Nígbà tí ẹka mi bá ti wò ó bá ti nífẹ̀ẹ́ iṣẹ́ náà, ó máa sọ pé kíi tú lọ kọ ẹ̀mí ìtí titi òun gangan gan gan. Nígbà tí mo bá ti gbé iṣẹ́ náà padà wá sí orí tábìlì mi, màá bá ọ̀gá mi kọ titi rẹ̀. Nígbà tí màá bá ọ̀gá mi kọ titi rẹ̀, àbí nígbà mi, nígbà tí màá lọ sí ilé ìwé nígbà mi, màá ń kọ iṣẹ́ ní ilé ìwé náà. Nítorí pé nígbà tí olùkọ́ wa bá ń kọ wa níṣẹ́, ó dára láti kọ nǹkan sílẹ̀ àti pé kìí ṣe nítorí ara rẹ̀ nìkan, àmọ́ fún àpọ́nlé olùkọ́ rẹ̀. Nítorí pé olùkọ́ ò kí nífẹ̀ẹ́ nígbà tí èèyàn ò bá kún kọ iṣẹ́ nínú kíláàsì, ó máa ń jẹ́ kí ohun tí kò kín jẹ́ àpọ́nlé àti kò kín jẹ́ kí olùkọ́ náà kó gbádùn iṣẹ́ náà. Nítorí pé gẹ́gẹ́ bí ọmọlúwàbí àti ọmọ gidi, ó dára láti máa kọ iṣẹ́ nígbà tí olùkọ́ bá ń kọ ẹni iṣẹ́. Nítorí náà ni màá ṣe ń kọ iṣẹ́ mi pẹ̀lú ọwọ́ ní inú ilé ìwé mi pẹ̀lú bírò mi àti ní ibi iṣẹ́ mi, àbí lọ́dọ̀ ẹ̀gbọ́n mi, àbí lọ́dọ̀ àbúrò mi, àbí lọ́dọ̀ ìyá mi, àbí lọ́dọ̀ bàbá mi, àbí lọ́dọ̀ àwọn arádúgbò mi, àbí ní ilé ìjọsìn náà. Mo máa ń kọ ọwọ́ pẹ̀lú ìwé. Mo máa ń kọ ìwé pẹ̀lú ọwọ́ nígbà mi ní ilé ìjọsìn mi náà.

Irú bàtà wo ni o máa ń wọ̀? Bàtà tí mo máa ń wọ̀ ni bàtà tí mo mọ̀ pé ó dára láti wọ̀. Nítorí pé bàtà wíwọ̀ kì í ṣe ohun kan tí a gbọ́dọ̀ fi ṣeré àbí ohun kan tí a gbọ́dọ̀ fọwọ́ jẹ́ ìbílẹ̀ tẹ mú. Nítorí náà, bàtà wíwọ̀ tún jẹ́ kí ó máa ń jẹ́ kí èèyàn rẹwà púpọ̀ pẹ̀lú aṣọ tí yàn bá wọ̀. Bàtà tún máa ń jẹ́ kí èèyàn tú ní àbò lẹ́sẹ̀ láti ṣe ìdáàbò bo ẹsẹ̀ rẹ̀ níbi ìgbà mí tí yàn bá ń lọ nínú òjọ̀ àbí níbi tí ìdọ̀tí wà ní ọ̀nà. Tí yàn bá wọ bàtà, ẹsẹ̀ ò ní dúyàn àbí ọkàn ò ní gún ẹ́ lẹ́sẹ̀. Àmọ́ tí o bá wọ bàtà tó wà ń rìn lọ nínú òjọ̀, ẹsẹ̀ rẹ máa dúdú àbí ó máa jẹ́ ẹsẹ̀ tí ó máa jẹ́ kí ọ̀bùn kó wá sí ẹsẹ̀ rẹ àbí kí àbàṣà kó pọn ẹ́ lẹ́sẹ̀. Nítorí náà, bàtà tí màá wọ̀ láti máa lọ sí ibi kan ni bàtà tí ó bá bo gbogbo ẹsẹ̀ mi àbí bàtà tí ó bá yára fún mi láti bọ̀ àti láti wọ̀. Irú bàtà bẹ́ẹ̀ ni màá nífẹ̀ẹ́.

Nígbà wo ni o kẹ́yìn kọ ǹkan tuntun bí iṣẹ́, ibi iṣẹ́? Ní ibi iṣẹ́ mi, ǹkan tí mo kọ ní ibi iṣẹ́ mi ó ti pẹ́ díẹ̀. Ó máa tó ọjọ́ bí mẹ́ta sẹ́yìn tí mo ti kọ ǹkan tuntun. Nígbà tí àwọn olùkọ́ mi ní ibi iṣẹ́ tó bá kọ́ mi nǹkan láti mọ̀, nígbà náà ni màá mú bírò mi àti ìwé pẹlẹ́bẹ́ mi, mo máa bẹ̀rẹ̀ sí máa kọ ǹkan tí wọ́n bá kọ́ mi. Nítorí pé kíkọ ǹkan sílẹ̀ ó jẹ́ àǹfààní fún ènìyàn láti ṣe. Nítorí pé tí o bá ṣe, o lè gbàgbé. Nítorí pé tí o bá kọ ǹkan sílẹ̀, kò ki n rorun fún'yàn láti gbàgbé. Nítorí náà kíkọ ǹkan sílẹ̀ ó ṣe kókó àti ohun tí ènìyàn gbọ́dọ̀ máa ṣe àti ní ìgbà tó bá yẹ á ti ṣe. Nítorí pé tí o bá kọ sílẹ̀, ó máa gbàgbé ohun nkan náà. Ǹkan tí a máa ń kọ sílẹ̀ ni àkókò ìgbà tí ènìyàn bá ń ṣe ǹkan àbí ǹkan tí ènìyàn bá fẹ́ ṣe àbí ẹ̀kọ́ tí ènìyàn bá ń gbọ́ àbí ohun tí ènìyàn bá ń sọ. Ó dára láti máa kọ gbogbo èyí sílẹ̀ láti má lè gbàgbé ohun tí wọ́n bá ń kọ ẹ ní ilé ìwé. Gẹ́gẹ́ bí ènìyàn èmi bí èèyàn tí bá ń kọ́ èèyàn ní ilé ìwé àbí tí èèyàn bá ń kọ́ mi ní ilé ìwé, màá ń kọ gbogbo ǹkan tí wọ́n bá kọ́ mi sílẹ̀ nítorí pé ìgbà náà ni màá rántí ohun tí wọ́n bá kọ́ mi àti wípé mi kì í fi ń ṣeré àbí kì í fi ń ṣàwàdà. Nítorí pé mo jẹ́ èèyàn kan tí mi ò gbọ́dọ̀ fi gbogbo ǹkan tí wọ́n bá kọ́ mi ṣeré àbí ohun kan tí wọ́n bá kọ́ mi ṣàwàdà. Nítorí pé mo fẹ́ gba ipò kíkà ní ilé ìwé mi àti ní ibi iṣẹ́ mi. Nítorí náà ni màá ṣe ń kọ gbogbo ǹkan tí wọ́n bá kọ́ mi sílẹ̀ ní inú ìwé pẹlẹ́bẹ́ mi àbí pẹ̀lú ọ̀rẹ́ mi àbí inú ìwé ọ̀rẹ́ mi. Nígbà mi, mo máa ń yá ìwé ọ̀rẹ́ mi àbí ìwé ẹ̀gbọ́n mi àbí ìwé àbúrò mi àbí ìwé ìyá mi àbí ìwé bàbá mi àbí ìwé àǹtí mi àbí ìwé olùkọ́ mi nígbà mi láti kọ iṣẹ́ sí. Àti wípé nígbà tí mi bá wá pẹ̀lú báàgì mi lọ sí ilé ìwé, ó dára.

Yàrá wo nínú ilé rẹ̀ ni ó fẹ́ràn jù? Nítorí pé iyàrá tí mo fẹ́ràn jù, iyàrá jẹ́ ibìkan tí a ti máa ń ṣe nnkan, abi tí a máa ń fi aṣọ wa sí, abi tí a máa ń sùn sí, abi tí a máa ń tí jẹun, ibi tí àwọn ọ̀rẹ́ ẹ wa tó bá wá nígbà tó bá kíyan ni bí tó le sùn sí. Yàrá tí mo fẹ́ràn jù nínú ilé mi ni yàrá tí mò ń gbé, yàrá tí mò ń sùn, yàrá tí mò ti ṣe ohun gbogbo. Nítorí náà mi kì í fi yàrá mi ṣeré. Mó ṣe yàrá mi bí yàrá àwọn ọ̀dọ́. Nítorí náà mo fi ohun ọ̀dà píǹkì mo fi kún yàrá mi, bẹ́ẹ̀dì mi mo gbé sílẹ̀ lẹ́ẹ̀, kọ́bọ̀dù náà wá bẹ amọ́ aláṣọ ni. Nítorí pé iyàrá mi jẹ́ yàrá tí mo jẹ́ ọ̀gun ní ọ́wọ́ ni. Nígbà tí mo lọ ka ìwé mi, mo gba yàrá náà ní ọwọ́ lánlọ́dún mi.

Agọ́ mélòó ni o máa ń lọ sùn? Akokọ̀ tí màá ń sùn ni àkókò tí n bà tí ṣe tán pẹ̀lú gbogbo àwọn nǹkan tí n fẹ ṣe, nítorí pé mo ní oun kan tí n máa ṣe ki n tó sùn. Nígbà mi ki n tó lọ sùn, o máa ń pẹ́ gan, o maa n to ago méjìlá àbí ago kan òru àbí ago méjì òru ki n tó sùn. Àmọ ó yẹ nígbà tí mo bá ti ṣe ṣe nńkan tí mo bá fẹ́ ṣe nígbà mi, mo máa tètè sùn. Ntorí náà agogo tí mò ń sùn, ago tí n bá lọ sùn kò ní ìgbà kan pàtó. Bí kò bá n ṣe ìgbà tí n bá ti ṣe tán láti ṣe won ńnkan tí n bá fẹ́ ṣe ni màá lọ n sùn nígbà mi. Nítorí náà mi kì n fi ohun mi ní ènìyàn lára àbí mi kì n pe bàbá mi nígbà tí n bá fẹ́ sùn, mi kì n pe ìyá mi nígbà tí n bá fẹ́ sùn, mi kì n pe ẹ̀gbọ́n mi nígbà tí n bá fẹ́ sùn. Nítorí náà orun sísun o jẹ́ oun tí èeyàn gbọdọ̀ sùn ní àkókò tó yẹ àti ìgbà tó yẹ láti maá jẹ́ kí ẹni náà máa lè ṣàìsàn.

Gíga tí mo ga tó, mo ga gan nítorí pé nínú àwọn ọmọ ìyá mi àti àwọn bàbá mi àti ẹbí mi pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi, èmi ni mo ga jù. Nítorí náà àwọn èèyàn máa ń pè mí ní dóngóyárò. Nítorí pé dóngóyárò jẹ́ igi kan tí ó jẹ́ igi tó máa ń ga gan àbí igi ìrókò. Nítorí náà gíga mi ó tó ìnches mẹ́fà nítorí pé mo ga gan ní ìgbà tí èèyàn bá dúró sẹ́gbẹ̀ẹ́ mi. Àmọ́ nígbà míi mo máa wọ̀n ọ́n, ó máa ń to one hundred and seven sọmẹ́tín sẹ́ntimità tí mo fi ga. Nítorí náà ó ṣe kókó láti ga, ó de dáradára láti ga. Nítorí náà mo ṣe ga ju gbogbo àwọn ọ̀rẹ́ mi lọ àti gbogbo àwọn ẹbí mi lọ àti gbogbo àwọn ọ̀rẹ́ mi lọ.

Báwo ni o ṣe máa ń ṣe ìbáṣepọ̀ pẹ̀lú àwọn alábáṣiṣẹ́pọ̀ rẹ? Àwọn alábáṣiṣẹ́pọ̀ mi wọ́n jẹ́ àwọn ènìyàn bí obìnrin àti ọkùnrin. Nígbà tí a bá fẹ́ ṣiṣẹ́ pọ̀ nígbà mi, a máa ń sọ ohun ta bá fẹ́ ṣe. Bóyá ọ̀gá wa ní ibi iṣẹ́ àbí ní ilé ìwé, ó fún wa ní ǹkan ta máa ṣiṣẹ́ lórí. Nígbà tí a bá ti mọ ǹkan náà, la lè ti kọ àwọn àkọsílẹ̀ àti àwọn ìlànà ta bá fẹ́ gba ṣe ǹkan náà. A dè máa pín ní àárín ara wa. Táa bá ti pín náà ní ara wa pé ká lọ ṣiṣẹ́ lórí rẹ̀. Nígbà tí a bá ti ní èsì ìdánwò àbí èsì ohun ta ti ṣe, a máa kó papọ̀. Táa bá ti kó papọ̀, a máa kọ sí àkọsílẹ̀. Iyẹn tí a ò mọ si report. Nígbà náà la máa ń lọ fún ọ̀gá mi. Iyẹn ni ọ̀gá pátápátá ni a máa ṣẹ́ wo ohun ta bá fẹ́ ṣe àṣẹ fi àṣẹ sí.

Ṣé o máa ń wọ ago ọwọ́? Rárá mi ò nílò, mi ò fẹ́ràn láti máa wọ ago ọwọ́. Nítorí ago ọwọ́ jẹ́ ohun kan tí mo fẹ́ràn láti máa wọ rara àti rárá. Nítorí náà mi ò ṣe kí máa wọ ago ọwọ́. Àmọ́ nígbà mí ni mo máa ń rí àwọn ènìyàn tí wọ́n máa ń wọ ago ọwọ́. Ago ọwọ́ sì jẹ́ ohun kan tí mo nífẹ̀ẹ́ gidigidi. Àmọ́ nítorí pé mi ò nífẹ̀ẹ́ rẹ̀ láti bá wọ jáde, mi ò nílò rẹ̀. Nítorí náà ọwọ́ mi ó wà ní òfìfo. Mi ò wọ nǹkan kan sí ọwọ́ mi àbí sí ẹsẹ̀ mi. Nítorí pé kì í ṣe ohun tí mo nífẹ̀ẹ́ àbí ohun tí mo faramọ́ gidigidi.

Nígbà wo ni o kẹ́yìn ṣukùn? Nígbà tí mo kẹ́yìn ṣukùn, ó ti pẹ́ díẹ̀. Kí ni ẹkún? Ẹkún jẹ́ ohun ti èèyàn máa ń ké nígbà tí èèyàn bá gba ìlànà kan kọjá àbí tí èèyàn bá ń rí nǹkan tó bá dùn yàn. Nígbà tí ọba ń ná yàn àbí èèyàn wà nínú ipò tí inú yàn dùn, ẹni náà lè ṣukùn gidigidi. Ó ti kẹ́yìn tí mo ṣu ṣukùn. Ó ti ṣe bí oṣù díẹ̀ sẹ́yìn tí mo ti ṣukùn. Nígbà mí tí nnkan bá n dùn mi àbí tí inú mi ò bá dùn, ni màá ń kun ṣukùn sí àwọn ènìyàn kí ọ́ n lè mọ̀ pé inú mi ò dùn nígbà tó bá ṣẹ̀ mí.

Ṣé o máa ń pa owó mọ́? Bẹ́ẹ̀ni mo máa ń pa owó mọ́ nítorí pé owó pípa mọ́ jẹ́ òhún kan tí èèyàn gbọ́dọ̀ máa ṣe gẹ́gẹ́ bí ọkùnrin. Ẹni tí ó bá fi gbògbò ọwọ́ rẹ̀ jẹun, áàh èwú wà níbẹ̀ láti máa fi gbògbò ọwọ́ jẹun. Nítorí náà èèyàn gbọ́dọ̀ máa pa owó mọ́ ní àkókò tó yẹ àti nígbà tó yẹ. Ní gbogbo ọjọ́ àti ní gbògbò ìgbà o gbọ́dọ̀ máa pa owó mọ́ gẹ́gẹ́ bí ọkùnrin tí ó máa ṣe ádárí ilé. Ẹ̀yàn gbọdọ̀ máa fi gbògbò ọwọ́ jẹun. Nígbà mí tí bá rí owó kan ní ibi iṣẹ́ àbí ní ilé ìwé mi àbí tí bá gba owó lọ́wọ́ ènìyàn, tó un náà bá sì pọ̀ mo máa pá nínú rẹ̀ mọ́ àbí kí n fi ra gbògbò nǹkan tí mo bá fẹ́ rà ní ìgbà náà. Àmọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí mò ń retí láti gba owó kan mo fẹ́ fi owó ná ra fóònù láti má lò.

Sébo jé ènìyàn tó máa jí ní kùtùkùtù. Bẹ́ẹ̀ni, mo máa ń jí ní kùtùkùtù nítorí pé nígbà mi ti bá tètè sùn lálẹ́, mo máa ń tètè jí àmọ́ tí bá pẹ́ sùn nígbà mi, mo máa ń pé ki tó jí. Nítorí náà nigba tí mo bá lo sí ilé ìwé àbí tí mo bá lo sí ibi isé àbí tí mo bá lo sí ibi tó jìnà mo máa tètè jí ní kùtùkùtù mo máa ti fi fóönu mi si àlàmù to máa rán mi létí àbí kí máa so fún òré mi àbí ègbón mi àbí àbúrò mi àbí bàbá mi àbí ìyá mi àbí àwọn tí a jọ ń gbé lé pé kí wọ́n pè mí ní ago báìbàì, ìyẹn ni ago mẹ́fà àárọ̀ kí gbogbo ní ìta jí lásìkò ìdájí ni màá ti ní kí wọ́n ti jí mi sílẹ̀ kí bá tètè dé ibi tí mò ń lọ àbí kí bá tètè lọ ibi tí mò ń lọ.

Ṣé o ní káàdì iṣẹ́? Bẹ́ẹ̀ni, mo ní káàdì iṣẹ́ lóríṣiríṣi nítorí pé káàdì iṣẹ́ jẹ́ ohun tí a fi ń dánimọ̀ lẹ́nu iṣẹ́. Ẹni tí kò bá ní káàdì iṣẹ́ tó bá lẹ́ẹ̀ nlọ síbi iṣẹ́, wọn ò ní dáa mọ̀ ní ẹnu iṣẹ́ àti pé káàdì jẹ́ tún jẹ́ ohun kan tí a máa fi ń wọlé ní ẹnu ọ̀nà ìbá wọlé kọ́mpìnì. Tí èèyàn ò bá ní káàdì iṣẹ́ lọ́wọ́ tó bá gbé ọwọ́ rẹ̀ sí ibi maṣíìnì àbí ẹ̀rọ tí ó máa ń ṣí ẹnu ilẹ̀kùn kò ní ṣiṣẹ́ nítorí pé ọ ò ní káàdì iṣẹ́ lọ́wọ́ àbí wọn dàá ẹ mọ̀ gẹ́gẹ́ bí òṣìṣẹ́ nínú kọ́mpìnì náà. Nítorí náà ló ṣe kókó láti ní káàdì iṣẹ́ lọ́wọ́.

Báwo ni o ṣe máa ń bá àwọn ẹlẹgbẹ iṣẹ́, ẹlẹgbẹ iṣẹ́ ṣiṣẹ́? Nítorí ìgbà tí ń bá fẹ́ bá àwọn ẹlẹgbẹ́ mi ṣiṣẹ́, àkókò tí máa ń bá wọn ṣiṣẹ́ ni àkókò tí a bá níṣẹ́. Bí àwọn ẹlẹgbẹ́ mi, bí ní ilé ìwé àbí ní iṣẹ́ nígbà mi tí wọ́n bá fún wa nì ǹkan láti lọ ṣe, àkókò tí máa ń bá wọn ṣiṣẹ́ àti pé bá wo mo ṣe bá wọn ṣiṣẹ́ ni pé nígbà tí a bá ti kọ àwọn nǹkan tí a bá fẹ́ ṣe sílẹ̀ nínú ìwé pẹlẹbẹ, a máa ṣì pín ìwé náà kiri gbogbo email wa. Nígbà náà ni oníkálukú máa lọ máa wo email rẹ̀ láti mọ irú iṣẹ́ tó máa ṣe àti nígbà tó máa ṣe àti ẹni tí ó máa ṣe olùdarí ẹ̀ lẹ́nu iṣẹ́ náà. Nítorí náà iṣẹ́ ṣíṣe pẹ̀lú àwọn ẹlẹgbẹ́ mi ó rọrùn torí àwọn ẹlẹgbẹ́ mi jẹ́ àwọn ènìyàn tí wọ́n mọ ìwé àti tí wọ́n mọ bí wọ́n ṣe ń gbà ṣiṣẹ́ àti tí wọ́n mọ bí wọ́n ṣe ń gbà tẹ kọ̀ǹpútà nígbà mi.

O máa ń ṣe ìdárayá. Bẹ́ẹ̀ ni mo máa ń ṣe ìdárayá. Kí ni ìdárayá? Ìdárayá jẹ́ ohun tí ènìyàn máa ń ṣe láti fi jẹ́ kí inú èèyàn dùn àbí láti fẹ́ pa àwọn ènìyàn lerìn tí wọ́n bá wà ní agbègbè rẹ̀. Nígbà tí iwo bá, nígbà tí mo wà n lé, àbí mo wà lọ́dọ̀ rẹ, àbí mo wà lọ́dọ̀ bàbá mi, àbí tí n bá wà ní ọ̀dọ̀ ìyá mi, àbí tí n bá wà ní ọ̀dọ̀ ẹ̀gbọ́n mi, àbí tí n bá wà ní ọ̀dọ̀ àbúrò mi, àbí tí n bá wà ní ilé ìwé, àbí tí n bá wà ní ẹnu iṣẹ́, èmi máa ń ṣe eré ìdárayá pẹ̀lú àwọn ènìyàn tó bá wà ńbẹ. Nítorí pé eré ìdárayá jẹ́ eré tí a máa ń fi dá ẹ mọ̀ gẹ́gẹ́ bí ẹni tí inú rẹ̀ ń dùn àbí ẹni tí kò burú àbí ẹni tí ó máa ń ṣe eré. Nítorí náà ló ṣe kókó láti máa ṣe eré ìdárayá bíi nígbà tí èeyàn bá ń jáde lọ sí kloọ́bù àbí ṣọ́ọ̀ṣì àbí pẹ̀lú awon ẹlẹ́gbẹ̀ rẹ̀

Ṣé o mọ bí a ti ń pẹja? Bẹ́ẹ̀ni, mo mọ bí a ti ń pẹja. Nígbà tí mo wà ní kékeré, bàbá mi àti ìyá mi àti ẹ̀gbọ́n mi àti àbúrò mi, gbogbo wa a máa ń lọ pẹja ní etí odò nígbà tí odò sì wà ní ẹ̀yìn ekulé wa. Nígbà tí a bá fẹ́ pẹja, a máa gé igi ìyẹn ọparun. Nígbà tí a bá ti gé ọparun, a máa so okùn mọ ní ẹnu ọparun. Nígbà náà la máa so ògì mọ ìsàlẹ̀ okùn náà. Nígbà tí a bá ti so ògì mọ ìsàlẹ̀ okùn náà, a máa lọ wa ìkolò nílẹ́lẹ̀ ìyẹn ìjẹ. Nígbà tí a bá ti rí ìjẹ ta ti fi sí ẹnu ògì náà, a máa ju ògì náà sínú omi àbí nínú odò. Nígbà náà ni ẹja yóò sì gbé. Nígbà tí ẹja bá ti gbé, ògì náà tó ti jẹ́, tó ti jẹ́ ìkolò inú rẹ̀, ògì náà yóò sì kọlẹ́ nú. Nígbà tó bá ti kọlẹ́ nú, ẹja náà kò ní rààyè jáde mọ́. A ó sì fa, a ó sì fi ọparun náà, a ó sì fi fa ẹja náà jáde kúrò nínú omi. A ó sì pa.

Àkókò mélòó ni o máa ń jẹ oúnjẹ alẹ́? Oúnjẹ alẹ́ jẹ́ oúnjẹ tí màá ń jẹ ní ìgbà tí ó bá ti wù mí àbí ní ìgbà tí n bá ti ṣe tán láti jẹun. Nítorí pé oúnjẹ alẹ́ ní ọ̀dọ̀ tiwá nbí kìí ṣe oúnjẹ tí a lè jẹ ní ìgbà tó bá wù wá. Àkókò tí màá ń jẹ oúnjẹ alẹ́ mi òun ni láti bí àago mẹ́fà sí àago mẹ́sàn alẹ́. Nígbà tí n bá tètè dáná tán màá tètè jẹun. Nítorí náà oúnjẹ alẹ́ jẹ́ nǹkan tí mo kì fi ń ṣeré àbí mi kì í fi ń ṣàwàdà. Nítorí pé nígbà náà ni gbogbo ebi máa ti máa pà yàn àbí nígbà náà ni màá fẹ́ sùn. Oúnjẹ alẹ́ mi kò gbọdọ̀ tún jẹ́ oúnjẹ tó bá wúwo jù sikun àbí tó bá wúwo jù fún ẹnu. Nítorí kí èèyàn lè tètè sùn àbí kí èèyàn máa lọ ṣe àárẹ̀.

Àwo tí mo fẹ́ràn jù òun ni àwo tí ó bá rẹwà, tí ó bá ṣe jẹ, àwo tí a ṣe nípa iná àti nípa ìfarabalẹ̀ láti ṣe. Nígbà mí àwo tí màmá mi bá fẹ́ràn mo máa fẹ́ràn rẹ̀, àwo tí ìyá mí bá fẹ́ràn mo máa fẹ́ràn rẹ̀, àwo tí ẹ̀gbọ́n mi bá fẹ́ràn mo máa fẹ́ràn rẹ̀, àwo tí àbúrò mi bá fẹ́ràn mo máa fẹ́ràn rẹ̀, àwo tí àwọn tajọ nsísẹ́ bá fẹ́ràn mo máa fẹ́ràn rẹ̀, àwo tí àwọn t'ajo ń lọ sí ìjọ ìsìn tán bá fẹ́ràn mo máa fẹ́ràn rẹ̀. Oríṣiríṣi àwo ni máa fẹ́ràn, ó kọ jẹ́ pé mi mọ ìgbà tí mo máa tó ra àwo tí mo fẹ́ràn nítorí pé owó rẹ̀ máa ń pọ̀, iyebíye sì ni àwo náà.

Mi ètò rẹ fún ìparí ọ̀sẹ̀, ètò mi fún ìparí ọ̀sẹ̀ ọ́ jẹ́ ètò kan tí máa ń ṣe nígbà tí mo bá wà nínú ọ̀sẹ̀. Èmi gẹ́gẹ́ bí ènìyàn, mo máa ń lọ sí ilé ìwé láti lọ gba ẹ̀kọ́ ní ẹnu àwọn olùkọ́ mi. Nígbà tí ó bá ti di Wednesday ìyẹn ọjọ́ àìkú ajẹ́ ìṣẹ́gun ọjọ́rú nígbà náà ni mo máa ń ṣe ètò fún ọ̀sẹ̀ mi àti ìparí ọ̀sẹ̀ nítorí pé nígbà náà ni màá ń sinmi. Nígbà tí bàá ti sinmi, nígbà náà ni màá fọ aṣọ mi, mi máa ń sa gbogbo ohun ìní mi sínú òòrùn kí òòrùn lè gbẹ wọn àbí nígbà náà ni màá ṣe ètò ohun finifini àti àyíká mi láti má lè jẹ́ kí ìdọ̀tí wá ń bẹ.

Ṣé o ní ìforúkọ̀sílẹ̀ ní ilé ìdárayá? Rárá o, mi ò ní ìforúkọ̀sílẹ̀ ní ilé ìdárayá. Níbo ni eré ìdárayá? Eré ìdárayá ọ jẹ́ ibi tí a máa ti ń ṣe eré kí eré. Eré tí a máa ń ṣe nibẹ́ẹ̀ bí eré ìfẹsẹ̀gbà bọ́ọ̀lù àbí eré ta máa ń fò àbí eré tí a máa ń wẹ̀ àbí eré tí a máa ń wò lórí ìtàgé nígbàmi àbí eré ẹlẹ́ṣẹ̀. Nítorí náà, mi kì n lọ síbẹ̀ nítorí mi ò ní àkókò láti lọ síbẹ̀. Torí náà, mi kì n ní orúkọ̀sílẹ̀. Mi ò fi orúkọ̀sílẹ̀ nínú eré ìdárayá nítorí pé kì í ṣe ohun tí mo máa ń lọ àbí ibi tí màá ń lọ nígbà mi.

Ṣé o máa ń wo àwọn ètò tẹlifíṣàn? Bẹ́ẹ̀ni, mo máa ń wo ètò àwọn tẹlifíṣàn, nítorí pé ètò àwọn tẹlifíṣàn o jẹ́ ètò kan tí ó máa ń ṣe ní gbogbo ìgbà àti ní gbogbo ọjọ́. Ètò bí ètò Yorùbá àbí àṣà àti ilẹ̀ Ṣainíìsì àbí bí Amẹ́ríkà bo n ṣe máa ń jagun, àbí bí Amẹ́ríkà bi won ṣe máa ń ṣe eré ìdárayá ní oríṣiríṣi. Nítorí náà ni mo ṣe láìkì ètò tẹlifíṣàn nígbà mi. Àmọ́ bí ayé se ti ń lọ sin, ètò tẹlifíṣàn kò kí ń gba ìmọ̀. Nítorí náà, nítorí pé gbogbo àwọn ènìyàn wọ́n ti ń wo ètò lórí fóònù wọn. Iyẹn ayára bí àṣà. Nítorí náà ni àwọn èeyàn o ṣe kì í wo ètò lórí tẹlifíṣàn mọ́. Àmọ́ tó bá yá tó bá pẹ́, gbogbo ènìyàn yóò ní tẹlifíṣàn tirẹ̀ lórí fóònù rẹ̀.

Báwo ni o ṣe máa ń tọ́jú ẹ̀káná rẹ? Nígbà tí n bá ti rí pé ekaná mi ti gùn, ekaná jẹ́ ohun tí ó máa ń fu jáde ní ara àwọ ènìyàn lọ́wọ́ àbí ní ẹsẹ̀. Nígbà tí n bá rí pé ekaná mi ti gùn, ó ti tó gé, mo máa ra bílédì àbí abẹ. Nígbà tí n bá ti ràá, mo máa bẹ̀rẹ̀ sí máa gé. Mi o ní jẹ́ kó ṣe mí lè ṣe àbí kẹ́jẹ̀ yọ́ń bẹ̀. Nítorí pé ó léwu tí ẹ̀jẹ̀ bá yọ nínú ara mi àbí ní ẹsẹ̀ mi, àbí ní apá mi. Nítorí náà mo ṣe gbọ́dọ̀ jẹ́ kí ara mi balẹ̀ nígbà tí bá ń gé ekaná mi láti dẹ́kun ohun tí ó lè jẹ́ kí ara mi kó gé.

Ṣé o ní orúkọ ìnagíjẹ? Kí ló ń jẹ́ ìnagíjẹ? Èmi ò mọ ohun tó ń jẹ́ ìnagíjẹ, àmọ́ ní bí a ṣe gbọ́ ìnagíjẹ. Ìnagíjẹ jẹ́ ohun kan tí a máa ń ná nígbà tí a bá rí gíjẹ. Nígbà náà, nítorí náà mi ò ní orúkọ n bẹ́ẹ̀ nítorí pé kò sí ohun tó ń jẹ́ orúkọ ìnagíjẹ nínú orúkọ mi nítorí kì í ṣe ohun tí mo gbàgbọ́ nínú rẹ̀.

Mélòó ní ìsinmi oúnjẹ ọ̀sán rẹ gbà? Nígbà tí mo bá gba oúnjẹ, oúnjẹ jẹ́ ohun kan tí màá jẹ nígbà tí ó bá ti rẹ̀ mí, àbí nígbà tí ebi bá pa mí. Nítorí náà, mi kì í fi inú mi ṣeré, àbí mi kì í fi ẹbí panú nígbà tí ebi bá ń pa mí. Nígbà tí bá fẹ́ jẹ oúnjẹ ọ̀sán mi, mo máa lọ ra ohun tí mo bá fẹ́ jẹ, àbí tí bá ṣe nígbà mi, mo máa dá, ó máa ń dára kí n ṣe, nítorí pé mi ò fẹ́ràn kí máa jẹun tà. Mo máa ń nífẹ̀ẹ́ kí máa jẹun nínú ilé mi. Nígbà tó máa ń gba oúnjẹ ọ̀sán mi, mo máa ń gbà ó máa ń gbà tó wákàtí mẹ́ta àbí wákàtí mẹ́rin láti dáná. Nígbà tí bá ti dáná náà tán, mo máa jẹ oúnjẹ náà. Nígbà tí bá jẹ oúnjẹ náà tán, mo máa sinmi fún bí i wákàtí báyá márùn-ún.

Àkókò wo nínú ọjọ́ ni o fẹ́ràn jù? Àkókò tí mo fẹ́ràn jù nínú ọjọ́, òhun ni àkókò tí bà fẹ́ simi àbí àkókò tí n bà fẹ́ sùn nígbà mi. Nítorí pé nígbà náà, nígbà tí èyàn bá ti ṣiṣẹ́ láti àìkán, bá èyàn tí n ṣiṣẹ́ láti àárọ̀ dé ìgbà tí bà fẹ́ simi, nígbà tí bà fẹ́ simi mo má lè ṣe ohun kan mi tí bà fẹ́ ṣe lórí fóònù mi. Àbí mo má lè dá àwọn ìpè mi lóhùn àti àwọn nǹkan tí ó ti wọlé sórí fóònù mi. Nítorí náà àkókò tí mo fẹ́ràn jù ni àkókò tí bà fẹ́ sinmi lẹ́nu iṣẹ́ àbí tí bà jáde lọ sí ibi kan láti lọ ṣe nǹkan kíákíá láti pé ọ̀gá mi rán mi iṣẹ́ láti lọ ra nǹkan àbí láti lọ ṣe nǹkan ní ìta gbangba. Nítorí náà àkókò tí má ń fẹ́ràn jù lé lé e.

Ṣé o ní ọgbà? Bẹ́ẹ̀ni, mo ní ọgbà. Nítorí pé ní ibi tí mò ń gbé tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ní ilé mi, ọgbà wà níbẹ̀. Inú ọgbà la máa ti ń ṣe ohun tó bá wùn wà láti máa gbin nǹkan sí àti láti máa ṣe ohun tí a bá fẹ́ ṣe nínú ọgbà wa. Nítorí pé bàbá mi àti ìyá mi àtàwọn ẹbí mi, awọn lo ní ọgbà náà. A máa ń ṣe ohun tó bá wùn wa nbẹ̀, àwa ọmọdé a máa ń ṣeré nbẹ̀, a dẹ̀ máa ti ń ṣe ohun tí a bá fẹ́ ṣe bíi ohun osin àbí taa bá fẹ́ gbin ǹkan bíi èso àbí ẹ̀fọ́ àbí ewédú àbí ọsàn sínú ọgbà náà. Ọgbà náà dáradára ó sì rẹwà gidigidi.

Ṣé o máa ń ṣe ìpè fídíò? Bẹ́ẹ̀ ni mo máa ń ṣe ìpè fídíò. Nítorí pé ìpè fídíò jẹ́ ìpè tí o máa ṣe pẹ̀lú ènìyàn nígbà tí o bá máa rí ojú ẹni náà àbí nígbà tí o bá máa rí ohun tí ẹni náà bá fẹ́ fihan ẹ. Nítorí náà mo máa ń ṣe ìpè fídíò pẹ̀lú bàbá mi, pẹ̀lú ìyá mi, pẹ̀lú ẹ̀gbọ́n mi, pẹ̀lú ọ̀rẹ́ mi lóbìnrin àti ní ọkùnrin, pẹ̀lú àwọn tájọ́ńgbélé àbí àwọn ará àdúgbò mi. Àmọ́ ní ẹnu ijọ̀ mẹ́ta díẹ̀ sẹ́yìn mi ì ṣe ìpè fídíò. Ẹni kan tí n màá ṣe ìpè fídíò pẹ̀lú rẹ̀ ni ọ̀rẹ́ mi lóbìnrin. Òhun nìkan ni mà n ṣe ìpè fídíò pẹ̀lú rẹ̀. Mí o ti ṣe ìpè fídíò pẹ̀lú bàbá mi rí àbí ìyá mi èkankan èmi ni màá kọ́ wọn.

Ṣé o máa ń mu Ògùn lójoojúmọ́? Ògùn jẹ́ ohun tí èèyàn máa ń lò nígbà tí ara èèyàn kò bá yá, àbí nígbà tí won ba sọ fún èèyàn ní hósipítù, àbí nílé ìwòsàn pé kí èèyàn máa lo ògùn. Nítorí náà, ògùn kì í ṣe ohun tí ó jẹ́ kí èèyàn máa ń mu lójoojúmọ́. Àmọ́ bí èmi ṣe wà, èmi kì í máa ń mu ògùn lójoojúmọ́. Àsìkò tí màá ń mu ògùn àbí tí màá ń lo ògùn, òun ni ìgbà tí ara mi ò bá yá, àbí nígbà tí ibà bá ń ṣe mí, àbí tí orí bá ń fọ́ mi. Àsìkò yìí nìkan ni màá ń lo ògùn, àbí tí màá ń mu ògùn, àbí tí màá ń gba ògùn lọ́wọ́ ènìyàn tí ó bá fún mi, àbí lọ́wọ́ hósipítù, àbí lọ́wọ́ chemist, àbí ní ibi tí a ti ń ta ògùn.

Kí ni ìlànà ìpolówó rẹ̀? Ìlànà ìpolówó mi ni pé, bóyá ti bá ní nǹkan tí bá fẹ́ polówó àbí ti bá fẹ́ tà, mo máa ṣe ọ̀nà bí mo ṣe gba oríṣi àwọn ènìyàn, mo máa lo social media àbí mo máa lo tẹlifíṣàn àbí mo máa lo rédíò nígbà mi. Bí ó bá ṣe wà lọ́wọ́ mi sí ni ìlànà ìpolówó mi ṣe máa ń pọ̀ sí. Àmọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí nígbà tí mo bá fẹ́ ṣe nǹkan, mo máa lọ sórí Twitter láti lọ polówó nǹkan tí bá fẹ́ ṣe. Nítorí náà mo ṣe fẹ́ràn social media nígbà mi, nítorí pé ó máa jẹ́ kinle polówó ohun tí bá fẹ́ jẹ polówó fún àwọn ènìyàn kí àwọn ènìyàn lè ṣe.

Kí ni ìgbádùn rẹ̀? Ohun tí mo má a ń gbádùn nítorí ìgbà tí ìgbádùn bá dé, òun ni. Nígbà tí mo bá wà ní àlàáfíà, ǹkan oríṣìíríṣìí ni mo má a ń gbádùn nítorí pé ọlọ́run ọba kò jẹ́ kí màá ronú, kò jẹ́ kí oun ibanujej kó jẹ́ ìpín mi àbí kó jẹ́ ti titè mi àbí ti ẹbí mi. Nítorí náà nígbà tó bá wù mí ni má a ń gbádùn. Nígbà mí mo lè má a jẹun kí n ma gbádùn, nígbà mí mo lè máa rìn kí ma gbádùn, nígbà mí mo lè máa lọ ilé ìwé kí n ma gbádùn, nígbà mí mo lè máa lọ ibi iṣẹ́ kí ma gbádùn. Nítorí náà ìgbádùn mi ò ní ìgbà kígba àbí nígbà tí bá ń jẹun àbí nígbà tí bá ń make owó tí mo rí owó lẹ́nu iṣẹ́ mi.

Ṣé o máa ń tẹ̀lé òfin ìyára ọkọ̀? Bẹ́ẹ̀ni, mo máa ń tẹ̀lé òfin ìyára ọkọ̀. Nítorí pé òfin jẹ́ ohun kan tí àwọn ìjọba tí wọ́n ṣe láti jẹ́ kí gbogbo ènìyàn kó máa tẹ̀lé. Òfin máa ń dẹ́kun ìjàmbá ọkọ̀ lórísìíríṣìí. Nítorí náà mi gbọ́dọ̀ tẹ̀lé rẹ̀. Nígbà tí n bá tẹ̀lé rẹ̀, tí n bá ti lo òfin, àwọn ìjọba wọ́n a fi owó òfin mú mi, màá sì san owó àbí kí ọ̀tá ènìyàn náà kó lọ ṣẹ̀ wọ́n. Nítorí náà gẹ́gẹ́ bí ọmọ Yorùbá, mo gbọ́dọ̀ ní ìtẹríba àti ìgbọ́ràn. Nítorí náà mo máa ń ṣe tẹ̀lé òfin ìyára ọkọ̀ gidigidi.

Báwo ni o ṣe máa ń ṣe àkópò fún ìrìnàjò? Nígbà tí m bá ń lọ sí ìrìnàjò, bóyá mo fẹ́ lọ kí ìyá mi àbí bàbá mi àbí ẹnìkan níbi iṣẹ́ tí mo dẹ̀ tí rí pé mo ti ní ohun tí fẹ́ lọ ṣe ní ìgbà tí ó jẹ kí n lọ ṣe àti ní ìgbà tó yẹ kí n lọ ṣe. Nítorí náà mi kì í fi ń ṣeré. Mo máa mú aṣọ àbí ìró àbí bàtà, mo máa kó sínú báàgì mi tí mo ń gbé lọ. Nítorí náà mo máa pe ènìyàn tí ń fẹ́ lọ bá ní ibẹ̀ pé ìbò ni àdírẹ́ẹ̀sì ilé rẹ̀. Nígbà tí bá ti ṣe bẹ́ẹ̀, mo máa kó gbogbo nnkan tí bá fẹ́ kó, mo máa kó sínú báàgì mi. Mo jẹ́ èèyàn kan tí mò nífẹ́ láti máa kó báàgì kiri púpọ̀ púpọ̀.

O jẹ́ ẹni tí kò jẹ ẹran. Bẹ́ẹ̀ ni, nígbà kan mò n kí filẹ̀ yín kí n fi taratara nífẹ̀ẹ́ ẹran láti máa jẹ. Nítorí pé èmi jẹ́ ènìyàn kan tí mo kọ̀ yàn láàyò láti máa jẹ ẹran. Àmọ́ nígbà mi tí ó bá jẹ́ pé ẹran ló wà lẹ́, mo máa ń jẹ ẹ́. Nítorí pé ebi ni pa mọ́nàmọ́ná kú tí o bá jẹ ẹ́. Nítorí pé oun tí ìyá mi ṣe, àbí tí ẹ̀gbọ́n mi ṣe, àbí tí bàbá mi ṣe, àbí tí àbúrò mi ṣe, àbí tí ọ̀rẹ́ mi lóbìnrin àbí lọ́kùnrin tí ó bá ṣe, àbí tí ọ̀ràn arúgbó mi tí ó bá ṣe, ó lè jẹ ẹran ni kò dẹ̀ sí ọ̀nà mi tí mo lè gbà jẹ oun àfi tí bá jẹ ẹran náà. Nítorí na ni máa ṣe ń jẹ ẹran nígbà mi, àma kì í ṣe oun tí mo nífẹ̀ẹ́ sí.

O ni o fẹ́ lọ sí ìsinmi? Bi tí mo ti fẹ́ lọ sí ìsinmi òun ni Ṣhainà. Nígbà wo? Nítorí pé mọ níìfẹ̀ ibẹ̀, mọ níìfẹ̀ èdè wọn, mọ níìfẹ̀ ìṣe wọn. Àgàgà èdè wọn bí ọṣẹ má n sọ, ọ̀ wù mí láti kọ́, àti oúnjẹ wọn, ọ̀ wù mí láti jẹ. Nítorí náà mọ níìfẹ̀ láti lọ sì mí ní Ṣáínà nígbà tí mo bá fẹ́ lọ sì mí ní ìgbà mí lẹ́nu iṣẹ́ mi àbí ní ìrìnàjò ilé ìwé mi àbí ní gbogbo ǹkan, àti wípé mọ ń pinnu láti lọ ká ìwé mi ìyẹn tí àmọ sí Master degree ní Ṣáínà nígbà tí ó bá tó àkókò láti lọ sí Ṣáínà. Nítorí náà mọ ń wá ènìyàn tí ó má rán mi lọ Ṣáínà àbí ènìyàn tí ó má ṣe àánú fún mi láti lọ sí Ṣáínà nígbà mí.

Àkókò mélòó ni o ṣètò agogo ìjí rẹ? Àkókò tí mo ṣe ètò agogo ìjí mi nítorí pé nítorí pé mi nífẹ̀ẹ́ láti máa lo agogo ìjí kí ó máa jí mi. Nítorí náà mi kì í lo agogo ìjí láti jí mi. Nígbà tí mo bá ti sùn ní àkókò tó jẹ́ kí n sùn lọ́wọ́ bí alẹ́, mo máa tètè jí nígbà tí mo bá fẹ́ jí. Nítorí náà ó ti mọ́ mi lára. Mi jẹ́ èèyàn kan tí kò kí n lo agogo ìjí. Àmọ́ ká ní pé bóyá mo fẹ́ lo agogo ìjí, àkókò ìjí tí máa fi àkókò mi sí ni àkókò mẹ́fà. Àkókò mẹ́fà láti jí mi ní agogo mẹ́fà lárọ̀ àbí ní àsuba. Nítorí pé ìgbà náà mo gbọdọ̀ tètè díde àbí mo gbọdọ̀ tètè lọ wẹ láti máa lọ sí ilé ìwé.

Ṣé o máa ń gba àwọn ímeèlì àìwúlò? Bẹ́ẹ̀ni, mo máa ń gba ímeèlì àìwúlò, nítorí pé ímeèlì àìwúlò jẹ́ ímeèlì tí ènìyàn máa ń gbà ní ibi tí ó ti ń polówó ọjà àbí ní ara wọn rẹ̀, àbí lówó ẹ̀gbọ́n, àbí lówó àbúrò, àbí ní kọ́mpinì, àbí ní ibi tí ènìyàn bá fi ímeèlì ẹ̀ sílẹ̀ fún àtẹ̀ráńṣẹ́. Nítorí náà ni mo ṣe máa ń gba ímeèlì àìwúlò. Àmọ́ tí bá ti gba ímeèlì àìwúlò, ó ní ibi tí máa lọ kó wọn sí nínú ímeèlì mi kí ó má bàrà kọ́ má fa ara gbapọ̀ mọ́ ímeèlì eyìí tí ó ṣe kókó fún mi nínú ímeèlì bọ́ọ̀sì mi.

Ṣé o máa ń kọ orin kélé? Nígbà mi mo máa ń kọ orin kélé nítorí pé orin kélé jẹ́ orin kan tí èèyàn máa ń kọ láàárín ọ̀rẹ́ àbí láàárín ẹbí, àbí níwájú bàbá, àbí níwájú ìyá, àbí níwájú ẹ̀gbọ́n, àbí níwájú àbúrò. Nítorí náà, àmọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí mi mọ ìtumọ̀ ohun kan tó ń pè ní orin kélé. Àmọ́ bí ènìyàn ṣe máa ń gbọ̀ àti pé bí ṣe máa ń gbo, mo máa ń gbọ́ tí àwọn èèyàn máa ń kọ àti pé ìtumọ̀ rẹ̀ gangan ló ṣe kàyéefi fun mi jùlọ.

O ti lu etí rẹ, rárá o, mi lu etí mi o, nítorí pé lílu etí o jẹ́ ohun kan tí ó lòdì sí ìjọ tí mo ti wá, àbí ohun tàgbàgbọ́. Gẹ́gẹ́ bí Kristẹni, lílu etí jẹ́ ohun kan tó lòdì sí, nítorí náà mi ṣe lu etí mi. A gbàgbọ́ pé ẹni tí ó bá lu etí rẹ̀ gẹ́gẹ́ bí ọkùnrin kì í ṣe ọmọlúwàbí, nítorí náà mi kì í lu etí mi. Nígbà tí ó bá jẹ́ kí n lu etí mi.

Kí ni àwọn nǹkan tó wà nínú àpò owó rẹ̀? Àwọn nǹkan tó wà nínú àpò owó mi ni àpò ọwọ́ mi ni pé àwọn nǹkan oríṣiríṣi ló wà níbẹ̀. Nítorí pé nígbà mí ti n bá fẹ́ lọ sí ibi iṣẹ́ àbí ilé ìwé, àbí tí bá bá máa kí àwọn ènìyàn tí ó wà ní àdúgbò mi àbí àwọn ọ̀rẹ́ mi tó ń bẹ ní ibi tó jìnnà. Nítorí naa ni màá ṣe ń lo àpò ọwọ́ mi láti máa gbé nǹkan síbẹ̀ láti lè fi fún ibi tí mò ń lọ àbí láti lè kọ fún àwọn ènìyàn. Nítorí pé nígbà tí èèyàn bá ń jáde lọ sí ibi kan tí àwọn ọmọdé pọ́n bẹ́ àbí àwọn ọmọ kékeré pọ́n bẹ́, àwọn ọmọ náà máa ń bèèrè lọ́wọ́ èèyàn pé kí ni nǹkan tí èèyàn rà bọ̀ àbí kí ni kan tó ń bẹ nínú àpò owó èèyàn. Ó lè jẹ́ bí i bisikíìtì àbí súwìtì àbí ohun mùdùmúdù. Èèyàn gbọdọ̀ máa ra fún wọn dání.

Mo fẹ́ràn àwọn àlọ́ ọlọ apanilẹ́rìn Mo fẹ́ràn àwọn àlọ́ apanilẹ́rìn-ín nítorí pé àlọ́ jẹ́ ohun kan tí a máa ń pa nígbà tí a bá wà ní èwe. Àwọn àgbàlagbà ló máa ń pa fún wa ní abẹ́ òṣùpá. Gbogbo àwa ọmọdé a máa jókòó yí àgbàlagbà náà ká. Nígbà táa bá ti jókòó yí wọn ká, òṣùpá yóò sì máa ràn nígbà náà. Ìgbà náà ni àgbàlagbà kan nínú àwọn àgbàlagbà náà yóò sì pa àlọ́. Nígbà tí ó bá pa àlọ́ náà, àwa a máa rẹ́rìn-ín a sì máa kọrin. Nígbà tí a bá rẹ́rìn, táa bá kọrin náà, a máa lọ sùn. Nítorí náà mo ṣe nífẹ̀ẹ́ àlọ́ pípa. Nígbà mí ní ó ṣe kókó fún ara.

Kí ni o máa ń wọ̀ nígbà tí o bá lọ sùn? Nígbà tí mo bá fẹ́ lọ sùn nígbà mi, mi kì í wọ oun kan tí ó ṣe pàtàkì náà lọ títí. Bí kò bá ṣe aṣọ tí mo bá wọ̀ nígbà tí mo bá wà náà ni màá wọ̀. Nítorí pé ní ọ̀dọ̀ wa oru máa ń mú gan nígbà tí kò bá sí iná Nepa. Nítorí náà tí bá fẹ́ lọ sùn nígbà mi, mo kọ máa fi aṣọ bo ara mi, màá wọ ṣòkòtò pẹ́pẹ́lé sí ìdí mi láti lọ sùn. Nígbà mi tí bá rí pé òtútù ń mú àbí ojú ń rọ̀, mo máa fi aṣọ bo ara láti fi dáàbò bo ara mi. Àbí nítorí pé nígbà mi tí oorun bá ń mú tí ejo bá rọ̀, mo máa fi aṣọ pẹ́pẹ́lé sùn, mo máa tan fáànù sílẹ̀.

Ṣé o mọ bí a ti ń dá ọkọ̀ dúró ní ìdojúkojú? Rárá, mi mọ̀ bí a ṣe ń dá ọkọ̀ dúró ní ìdojúkojú. Nítorí pé tí èèyàn bá lọ dá ọkọ̀ dúró ní iwájú nítorí náà ó jẹ́ ìjàmbá fún ènìyàn. Nítorí náà kò dá láti máa dá ọkọ̀ dúró ní ìdojúkojú. Tí o bá fẹ́ dá ọkọ̀ dúró, o máa dúró sí ẹ̀gbẹ́ rẹ̀ wá sì nawó sílẹ̀, ọkọ̀ náà yóò sì dúró. Nígbà tí o bá ń dá ọkọ̀ dúró ní ìdojúkojú o jẹ́ ìjàmbá fún ènìyàn nítorí pé ó lè ṣe ẹni náà léṣe.

Báwo ni o ṣe máa ń ṣètò àwọn ìṣòro ní àárín àwọn ẹlẹgbẹ́? Nígbà tí mo wà ní àárín ẹlegbẹ́ kò sọ gbon pé kí ẹ̀yàn má là ìṣòro kọjá. Nítorí náà ijù ìṣòro jẹ́ ohun kan tí èèyàn máa n la kọjá nígbà tí èèyàn bá ń ṣiṣẹ́. Ohun tí èèyàn tó máa dá iṣẹ́ dúró àbí tí kò kí n mú ní eniyan dun, òun ni ìṣòro nígbà tí eyan ba ń ṣiṣẹ́. Nítorí náà tí n bá ti rí pé mo ti lá ìṣòro kan kọjá àbí mo ti rí ìṣòro kan, mo máa pe ọ̀gá mi. Nígbà tí n bá ti pe ọ̀gá mi, màá tún pe àwọn ènìyàn tan mọ̀ npá iṣẹ́ náà, wọ́n máa kọ́ mi, wọ́n máa de tọ́, won ma to mi sọ́nà, wọ́n máa sọ bí ṣe màá gbà ṣe fún mi ní inú iṣẹ́ náà. Nítorí náà inú mi máa ń dùn, ayọ̀ mi sì máa ń kún.

Ṣo fẹ́ràn pín oúnjẹ rẹ̀? Bẹ́ẹ̀ ni, mo fẹ́ràn láti máa pín oúnjẹ mi torí pé oúnjẹ jẹ́ ohun kan tí èèyàn máa ń jẹ nígbà tí èèyàn bá ní oúnjẹ nílé àbí nígbà tí èèyàn bá se oúnjẹ. Bí àpẹẹrẹ nígbà tí ọ̀rẹ́ mi bá wá kí mi nílé nígbà tí mo dèdè ṣe oúnjẹ tán, ẹ̀tọ́ mi ni láti pín oúnjẹ náà pẹ̀lú ọ̀rẹ́ mi àti wípé láti sọ fún pé ìgbà tí ó máa jẹ tirẹ nílé àti ìgbà tí èmi na máa jẹ tèmi nílé. Nígbà tí nbá pín oúnjẹ, mo gbọdọ̀ rí láridáju pé ẹni náà ó jẹ oúnjẹ náà, ó sì yò kó tó pé mo lè jẹ oúnjẹ tèmi. Nítorí nílẹ̀ Yorùbá aponlé lara ń fẹ́.

Ṣé etí rẹ dára? Bẹ́ẹ̀ni, etí mi dára. Etí mi jẹ́ ohun kan tí Ọlọ́run ọ́bá dá sí ara mi, tí máa ń fi gbọ́rọ̀ àti wípé ti máa ń fi jẹ́ kí mo lè rìn. Nítorí pé tí etí mi ò bá dára, kò sí okun fún mi láti dúró. Nítorí ohun tó máa ń mú èèyàn dúró àti wípé ohun tí ó máa ń mú èèyàn rìn láìdẹ̀gbẹ́ ó wà nínú etí. Nítorí náà ni etí mi ṣe dára láti máa lò ní gbogbo ìgbà. Mi kì í máa ń gbọ́rọ̀ nígbà tí èèyàn bá lọ síbi tó jìnnà. Mo máa ń gbọ́ nígbà tí wọ́n bá ń pe orúkọ mi, mo máa ń gbọ́. Nítorí náà ìyá mi, bàbá mi, ẹ̀gbọ́n mi, ará mi, àbúrò mi, àǹtí mi, Ọ́nkù mi, gbogbo wọn etí wọn dára. Kò sí ohun kankan tó jẹ́ ìjàǹbá fún wọn àbí tí ó lè ṣe wọ́n lè ṣe nínú ìgbọ́rọ̀ nígbà mí. Nítorí náà mo ṣe fẹ́ràn láti máa gbọ́ ọ̀rọ̀ ní gbogbo ọjọ́ àbí ní gbogbo ìgbà. Etí dára, ó máa ń jẹ́ kí àlàáfíà kó jọba nínú ayé ènìyàn. Nítorí pé etí ni Ọlọ́run bá dá láti jẹ́ kí a máa fi máa gbọ́rọ̀ sí ara wa. Nítorí náà èèyàn o gbọdọ̀ fi etí ṣeré àbí etí falẹ̀ ní gbogbo ohun tí èèyàn bá ń ṣe ní gbogbo àkókò tí èèyàn bá rí ènìyàn lọ sí ibi tí ó bá ń gbé.

Ṣe o mọ bí a ti ń ṣe ìrànlọ́wọ́ àkókò? Bẹ́ẹ̀ni, mo mọ bí a ṣe tún ṣe ìrànlọ́wọ́ àkókò. Nígbàtí àkókò rẹ tí kò bá pọ àbí tí kò bá pẹ. Nítorí pé gẹgẹbi ọmọluabi, iwọ tí o bá fẹ ran yan lọwọ, o gbọdọ ran ara rẹ lọwọ. Nígbàtí bí àpẹẹrẹ ìgbà tó bá fẹ dìde, tí iwọ náà tó ti dìde. Báwo ni o ṣe bá fẹ gbé ẹni kan dìde nígbàtí iwọ náà oti dìde. Gẹgẹbi ọmọluabi àti ọmọ ọgbọ̀n, o gbọdọ kọkọ gbé ra ẹ dìde kó tó di pé ó lè gbé èèyàn dìde. Nítorí náà, ìrànlọ́wọ́ jẹ ohun àpẹẹrẹ lorisi risi. Àmọ́ ní ilẹ Yoruba, wọn ti kọ wa bí a ṣe gbọdọ ran èèyàn lọwọ. Ohun ta bá mọ pé kò ní jẹ ìjàmbá fún wa àbí tí kò ní jẹ wàhálà fún wa, ohun ni ká má ṣe. Àmọ́ ohun ta bá ti mọ pé o má fa wàhálà àti ẹkún àti ìṣòro fún wa, a gbọdọ ṣe. Nítorí náà gẹgẹbi ọmọ Yoruba, o gbọdọ fi ọgbọn gbọn gbé ilé ayẹ àti ìgbà gbé ilé ayẹ. O gbọdọ ṣe kekere jù ní àwùjọ ọhun ènìyàn àbí pẹ̀lú ọhun ẹgbẹ rẹ àbí pẹ̀lú ọhun ara rẹ. Ìrànlọ́wọ́ jẹ ohun kan tí a má ń ṣe fún àgbàlagbà, ọmọdé àbí bàbá àbí ìyá àbí àbúrò àbí ẹgbọn àbí ẹni tí a mọ àbí ara ìta àbí pastor èyàn àbí ẹni tí ajọ ń gbé ilé. Ìrànlọ́wọ́ ṣe pàtàkì láti ma ṣe gẹgẹbi ọmọ Yoruba fún ọmọ ilá kejì rẹ.

Nígbà wo ni o kẹ́yìn lọ sí ọjà? Nígbà tí mo kẹ́yìn lọ sí ọjà, ó jẹ́ ìgbà tí ó ti pe díẹ̀. Ó máa tó nkan ose bíi méjì sẹ́yìn tí mo ti fẹ́ lọ sí ọjà láti lọ ra ọjà. Ọjà jẹ́ ibi tí èèyàn ti le ra ohun tí èèyàn bá nílò àbí ohun tí èèyàn bá nífẹ̀ẹ́ ní àkókò tó yẹ àti nígbà tó yẹ. Ọjà, èèyàn máa tun rí ohun oríṣiríṣi nínú ọjà. Ó kan jẹ́ pé nígbà tí o bá fẹ́ lọ ra ọjà, o gbọdọ̀ ní àkọsílẹ̀ ohun tí o bá fẹ́ lọ rà. Nítorí pé tí o ba kọ sílẹ̀, ohun oríṣiríṣi ló máa máa ràn mọ́ e lójú láti rà nínú ọjà. Nítorí náà, o gbọdọ̀ ní àkọsílẹ̀.

Kí ni o máa ń gbọ́ nígbà tí o bá wà nínú ọkọ̀? Ohun tí n màá ń gbọ́ ó pọ̀ lóríṣiríṣi. Mo lè máa gbọ́ ìròyìn nínú mọ́tò ìyẹn, rédíò títí inú ọkọ̀ àbí kí àwọn ènìyàn kan máa sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ iláyé wọn, àbí kí àwọn ènìyàn kan máa sọ̀rọ̀ nípa ọ̀nà okoòwò wọn, àbí kí àwọn ènìyàn kan máa sọ̀rọ̀ nípa ẹbí wọn, àbí kí àwọn ènìyàn kan máa kíra wọn nínú ọkọ̀, àbí kí àwọn ènìyàn kan máa jà nínú ọkọ̀. Ǹkan oríṣiríṣi nìyàn máa ń gbọ́ nínú ọkọ̀. Ó kọ̀n jẹ́ pé mo máa dákẹ́ mi ni dásí àfi tí an bá pè mi pé kí n dá sí. Tí wọ́n bá dẹ̀ pé mi pé kí n dá sí, ọgbọ́n-ọgbọ́n ni màá fi dá sí nítorí pé ọ̀rọ̀ inú ọbí ó ní àkọọ́ nílẹ̀ Yorùbá. O ò gbọdọ̀ sọ̀rọ̀ tó jẹ́ kó sọ ọ̀wọ́n ènìyàn, wọ́n máa bú ẹ àbí kán nà ẹ́ àbí kán sọ pé o ti rí wọ́n fin.

Báwo ni o ṣe máa ń ṣe ìdúnàádúrà? Bí ṣe máa ń ṣe ìdúnàádúrà ni pé nígbà tí mo bá fẹ́ ra nǹkan, tí mo dẹ̀ ti rí nǹkan náà tí mo fẹ́ rà tí ó bá wù mí, tó bá jẹ́ ǹnkan tó ṣe pàtàkì àbí tó ṣe ǹnkan orìginal, mo máa sọ fún ẹni náà oye tó bá fẹ́ ta. Bí àpẹ̀erẹ̀ bóyá ẹni náà fẹ́ ta kiní yìí ní ten thousand, mo máa sọ fún pé mo ní nine-five. Nígbà tí kò bá gbà, mo máa sì bẹ̀rẹ̀ sí máa ba bẹ̀. Nígbà tí bá ń bẹ̀, bẹ̀, bẹ̀, bẹ̀ kí ó sì gba nine-five lọ́wọ́ mi. Nítorí náà, ọ̀nà ṣíṣe ìnáwódúrà, ìdúnàádúrà ó ṣe pàtàkì gan-an gidigidi.

Kí ni o máa ń fún àwọn, kí ló máa ń fún ni ìtara ní ibi iṣẹ́? Ǹkan tó máa ń fún mi ní ìtara ní ibi iṣẹ́, òun ni pé nígbà tí ọ̀gá mi bá ń fún mi ní iṣẹ́ tí kì í ṣe iṣẹ́ mi, àbí tí àwọn ènìyàn tí ó ba ń bú mi, àbí tí mo bá ń ṣe nǹkan tí bá tètè rí nǹkan náà ṣe bí àpẹẹrẹ, bóyá ọ̀gá mi iṣẹ́ tí ó jẹ́ kí máa ṣe ni iṣẹ́ àwọn tó ń mójú tó bọ́ ṣe ń gbé ọjà jáde àti bó ṣe ń gbé ọjà wọlé. Nígbà tí ọ̀gá mi bá tú dẹ́ tó bá fún mi ní iṣẹ́, bóyá àwọn tí wọ́n ń tẹ kọ̀ǹpútà, nígbà náà ni ó máa ń fa ìtara fún mi nítorí inú mi ò kín dùn. Àmọ́ ọ̀gá yàn ni, ọ̀gá yàn yóò máa jẹ́, bẹ́ẹ̀ ni èèyàn yóò sì ní tẹríba. Nítorí pé ní ilẹ̀ Yorùbá wọ́n kọ́ wa bí a ṣe ń tẹríba fún àgbàlagbà àti ẹni tó bá jù yàn lọ, àgàgà bí ẹni tó bá jẹ́ ọ̀gá yàn ni ibi iṣẹ́. Nítorí náà ni màá ṣe tẹríba fún, àmọ́ inú mi ò kín dùn.

O fẹ́ràn lọ èrò ìgbésókè? Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn láti máa lo èrò ìgbésókè. Nítorí pé èrò ìgbésókè ó máa ń ràn yàn lọ́wọ́ láti tètè ṣe ohun kohun tí ẹ̀yàn bá fẹ́ ṣe. Nígbà tí mo bá fẹ́ gbé nnkan tó bá wúwo sókè, èrò ìgbésókè ló máa ń ràn yàn lọ́wọ́ láti gbé e sókè. Nítorí náà èrò ìgbésókè jẹ́ kókó nínú kọ́mpìní àbí nínú ilé àbí ní ibi iṣẹ́ àbí ní ilé ìwé àbí ní ibi tí ènìyàn bá tí ń ṣe iṣẹ́, bóyá ní ìta gbangba. Níbẹ̀ ni a ti lè lo èrò ìgbésókè. Àbí tí a bá fẹ́ gbé ohun tó bá wúwo jí ènìyàn lọ àbí ohun tí ó bá wúwo gan nínú kọ́mpìní, ó dára kí a lo èrò ìgbésókè láti dẹ́kun ìjàmbá àbí láti dẹ́kun agbára àbí láti dẹ́kun iṣẹ́ ṣíṣe àbí iṣẹ́ àṣejù nínú iṣẹ́ àbí nínú kọ́mpìní.

Ṣé o ti bẹ̀rẹ̀ ìrànlọ́wọ́ láti ọ̀dọ̀ olùṣètò ẹ̀rọ rẹ? Bẹ́ẹ̀ni, mo ti bẹ̀rẹ̀ ìrànlọ́wọ́ láti olùṣètò ẹ̀rọ mi. Nítorí pé nígbà mìí, ẹ̀rọ mi ó lè jẹ́ ohun kan tí ó máa ń fún mi ní wàhálà àbí pé ó ní wàhálà kan tí mò ń kọjú nínú rẹ̀. Nígbà tí n bá rí pé mi ò lè ṣe àbí mi ò ni owo, mo máa lọ sí Íńtánẹ́ẹ̀tì. Nígbà tí bá ti dé Íńtánẹ́ẹ̀tì, mo máa wo orúkọ kọ́mpìní tó ṣe ẹ̀rọ náà. Nígbà tí bá ti wa orúkọ kọ́mpìní tó ṣe ẹ̀rọ náà, mo máa lọ sí wẹ́ẹ̀bù sáìtì wọn. Nígbà tí bá ti dé bẹ̀, mo máa tẹ̀, mo máa wà. Nígbà tí bá ti wà, mo máa fi ohun tí mò ń lákójá, mo máa fi sí ibi tí wọ́n bá ti béèrè fún ìbéèrè. Nígbà náà, wọ́n máa sọ bí ìṣe máa ṣe fún mi àti wípé bíṣé máa trouble shoot rẹ̀. Nígbà náà ni mo máa ṣe ohun tí bá fẹ́ ṣe ní ìrọ̀rùn.

Wo ni o máa ń ṣe irun rẹ? Mo máa ń ṣe irun mi gẹ́gẹ́ bí Ọmọlúwàbí. Nítorí pé nílẹ̀ Yorùbá gẹ́gẹ́ bí Ọmọlúwàbí, o gbọdọ̀ ṣe irun ẹ dáradára. Irun ẹ kò gbọdọ̀ kúrú jù, irun ẹ kò gbọdọ̀ ga jù, irun ẹ kò gbọdọ̀ dàbí irun ọmọọta. Nítorí náà bí mo ṣe máa ń ṣe irun mi, ó dependi lórí bí se bá fẹ́ ẹ kó ṣe. Àmọ́ mo máa ń gé irun mi nítorí pé mo gbọdọ̀ gé ní àágémọ́lẹ̀, kò gbọdọ̀ jáde, kò gbọdọ̀ fò jù, kò gbọdọ̀ jẹ́ kí ohun tó máa máa rùn ní ọjọ́ iwájú. Nítorí náà ni màá ṣe ń gé irun mi láti dẹ́kun ìwà ìdọ̀ọ̀tí àti láti dẹ́kun ìwà ìbàjẹ́ ní àdúgbò.

Ọjọ́ mélòó ni o ń ní fún ìsinmi ọdọọdún? Ọdọọdún, ọjọ́ tí máa ń lò fún ìsinmi ní ọdọọdún ni ọjọ́ tí mo bá ní àsìkò láti jáde nínú ìwé ìlé ìwé mi. Nítorí ọmọ ilé ìwé ni mi nígbà mí, wọn máa ń fún wa ní oṣù kan àbí ọ̀sẹ̀ méjì láti lọ sinmi nígbà tí a bá ní ìgbà atí ìmúrelé àbí ọludé nínú ilé ìwé mi. Nítorí náà mo máa ní ìgbà oríṣiríṣi láti sinmi àti wípé nígbà náà ni màá lọ ṣe ohun tó bá wù mí, láti lọ ṣòwò àbí láti lọ kí ọ̀rẹ́ mi àbí láti lọ ṣeré níbi tó bá ti wù mí.

Báwo ni o ṣe máa ń lo àkókò rẹ pẹ̀lú ẹbí rẹ? Àkókò mi pẹ̀lú ẹbí mi ó ṣe pàtàkì gidigidi nítorí pé ẹbí mi jẹ́ àwọn ènìyàn tí Ọlọ́run bá tó dá mi sí àgàdà wọn, tí a jọ wà, tí a jọ gbé, tí a tó dàgbà, tí a jọ mu, tí a jọ tọ́, tí a tó yagbẹ́, tí a jọ gbé abẹ́ òrùlé kan náà. Nítorí náà ẹbí mi jẹ́ ohun pàtàkì fún mi. Mo máa ń lo àkókò mi fún wọn gẹ́gẹ́ bí mo bá ti wà ní ilé. Mo máa ń tọ́jú wọn, mo máa ń kọ́ wọn ní iṣẹ́, mo máa ń kọ́ wọn ní ọ̀rọ̀ ìleri ayé àti láti jù ọ̀rọ̀ fún wọn nígbà mìíràn.

To máa ń lò lọ́soose pọ̀ tó o. Data tí máa ń lò ó pọ̀ gan. Nítorí náà mi kì í fi data mi ṣeré. Nítorí pé data ni màá fi ń bá kọ̀mpútà mi sọ̀rọ̀ àti ní Íńtánẹ́ẹ̀tì data ni màá ń lò. Nígbà tí bá fẹ́ ṣe fídíò kọlù nígbà mi data ni màá ń lò. Nígbà tí bá fẹ́ ṣe ìpè lórí Íńtánẹ́ẹ̀tì data ni màá ń lò. Nítorí náà data tí màá ń lò ó pọ̀ gan, mi ò ní òye kà àbí kò ni oyẹ kà. Àmọ́ ní oṣù kan, mo máa ń ṣe data tí wọ́n máa ń fún mi ni one one gígì ní oṣù kan. Iyẹn la máa ń pè ní glo curve glo subscription. Óun ni màá ń ṣe nígbà mìíràn láti dẹ́kun ìnáwó àbí data lílò mi.

Mo máa ń lọ ọlọ́pàá ìfaramúra nígbà tí o bá ń mú ohun mímu. Bẹ́ẹ̀ ni mo máa ń lo ọ̀pá ìfámúrá nítorí pé ọ̀pá ìfámúrá ó jẹ́ ohun tó máa ń ràn yan lọ́wọ́ láti tètè mú nǹkan tí eeyan bá n mú nínú ìgò tàbí nínú ike. Nígbà tí mo bá ti ra nǹkan bíi juisi àbí drink, mo máa gba ọ̀pá ìfámúrá síi láti tètè fi mú nǹkan tí bá fẹ́ mú ní àkókò àbí ní ìgbà tó yẹ. Àgàgà nígbà tí mo wà ní ọmọdé, nígbà náà ó ní ohun tí a máa ń rà tí a máa ń pè ní bobo. Nígbà tí a bá ti ra, a máa lo ọ̀pá láti fà á mu nítorí pé ọmọdé ni wá, inú wa yóò sì dùn, ayọ̀ wa yóò sì kún. A máa-- ó máa dàbi nígbà tí o jẹ wi pé wọ́n ti ra gbogbo ayé fún wa nígbà náà.

Ọjọ́ wo nínú ọ̀sẹ̀ ni o fẹ́ràn jù? Ọjọ́ tí mo fẹ́ràn ní ọ̀sẹ̀ ni ọjọ́ tí bá ní ìfì ìgbà àkókò láti sinmi ní ibi iṣẹ́ mi. Nítorí pé bí mo ṣe wá yì mo ní ọmọdé, ọmọ ilé-ìwé ni mí. Àyíku, ajé, ìṣẹ́gun, ọjọ́rú, ọjọ́bọ, ẹtì, àbámẹ́ta àwọn ọjọ́ yìí ó wà wà nínú ọ̀sẹ̀. Àmọ́ ẹtì yẹn, ọjọ́ tí mo máa ń ráyè láti ṣe ohun gbogbo. Àgàgà ní ìparí ọ̀sẹ̀, àwọn ọjọ́ méjì yìí Friday àti Saturday àwọn ọjọ́ yìí máa ń jẹ́ ọjọ́ tí mo máa ń fẹ́ràn jù nítorí pé mo máa ń ráyè láti ṣe ohun gbogbo àti àwọn nǹkan mìíràn tí bá fẹ́ ṣe kí àkókò tó lọ. Nítorí náà mo se fẹ́ràn ọjọ́ ẹtì àti àbámẹ́ta nígbà mí.

Ṣé owó tí o gbà dára tó? Rárá, owó tí mò ń gbà kò dára rárá, kò dára tó nítorí náà mi fẹ́ ṣeńjì ibi tí mo ti ń ṣiṣẹ́ àbí láti lọ sí ibo mi nítorí pé owó tó ń fún mi ní ibi tí mo ti ń ṣiṣẹ́ kò dára àti pé ó máa ń pẹ́ kán tó san owó nígbà mi tà bá ṣiṣẹ́, ìwọ náà máa wò nígbà tí èèyàn bá ṣiṣẹ́ fún oṣù kan ní ọjọ́ bí i ọjọ́ mẹ́ta, ẹ̀ẹ̀kan dín lógún, wọ́n wá fún ẹ ní owó oṣù ní ìgbà tó bá pẹ́. Kò dá na, kò da, nítorí náà ni mo ṣe fẹ́ pààrọ̀ ibi tí mo ti ń ṣiṣẹ́

Mélòó ni o máa ń wo ojú àwọn àwòrán lójoojúmọ́ nígbà tí o bá wù mí, ṣé máa wù láti wo ojú àwòrán lójoojúmọ́ ni máa ń wo ojú àwòrán nígbà tí bá wo fọ́nù mi. Nígbà tí mo bá fẹ́ wo ojú àwòrán fóònù mi, tí bá fẹ́ ṣe nǹkan nínú fóònù mi àbí tí mo bá fẹ́ pe èyàn àbí tí mo bá fẹ́ tẹ fóònù mi, mo máa wò ó nígbà tó bá wù mí. Nígbà náà kò kí ní òye ìka bí kò kí ní òye ọjọ́. Nígbà tó bá ti ṣe tán náà ni màá ṣe tán nínú láti máa tẹ́ fóònù mi.

Ṣé o máa ń jẹ oúnjẹ ọ̀sán pẹ̀lú àwọn oníbàárà rẹ? Bẹ́ẹ̀ni, mo máa ń jẹ oúnjẹ ọ̀sán pẹ̀lú àwọn oníbàárà mi. Nígbà tí mo bá ba yàn ṣiṣẹ́ àbí tí bá fẹ́ lọ rí iṣẹ́ níbí kan tí mo mọ̀ pé ibẹ̀ jìnnà. Nígbà míì mo máa pè wọ́n kí a jo lọ jẹun nígbà tí a bá ti sọ̀rọ̀ tán. Ìyẹn ni nígbà tí mo bá ti ní kọ̀mpínì ara mi tí mo ti bẹ̀rẹ̀ sí í ṣe owó ara mi, tó bá yá tó bá pẹ́, ìgbà náà ṣì ń bọ̀ tí mo máa jẹun pẹ̀lú oníbàárà. Nítorí pé tí èeyab bá fẹ́ jẹun pẹ̀lú oníbàárà, owó púpọ̀ ni ẹni náà máa ná. Nítorí pé àwọn oníbàárà wọ́n gbọ́dọ̀ ní oúnjẹ orísìírísìí tí wọ́n fẹ́ jẹ ní àsìkò tó bá wù wọ́n. Nítorí náà ẹni tí ó bá fẹ́ jẹun pẹ̀lú oníbàárà, o gbọ́dọ̀ ní, o gbọ́dọ̀ ní òye owó bí i ẹ lọ́wọ́ láti jẹun pẹ̀lú oníbàárà ní ẹkọ̀kan.

Àwọn èrò rẹ̀ fún iṣẹ́ ọjọ́ iwájú. Àwọn èrò mi fún iṣẹ́ ọjọ́ iwájú ni pé nígbà tí mo bá ti dàgbà àbí tí mo ti parí ìwé tí mò ń kà, nígbà tí mo bá fẹ́ gba iṣẹ́ àbí tí mo fẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́, màá kọ́ ṣiṣẹ́ tèmi ná. Ti n bá rí pé iṣẹ́ tèmi ó nílò owó. Nítorí ohun tí mo ní lọ́kàn láti ṣe ni pé láti ṣí company tèmi, láti ní shop tèmi, kí lè máa ta ọjà n bẹ́ẹ̀ àbí kí lè máa ra ọjà n bẹ́ẹ̀. Nítorí náà ní ọjọ́ iwájú mo pinnu láti ṣe ohun oríṣiríṣi nígbà tí àkókò náà bá wà àti wípé nígbà tí owó náà bá wà. Nítorí pé owó ni a fi ń ṣe ohun gbogbo nígbà mì lórí ìle áláyé. Ẹni tó bá fẹ́ ṣiṣẹ́, ó gbọdọ̀ ní, iṣẹ́ náà gbọdọ̀ jẹ́ ìtumọ̀. Iṣẹ́ náà gbọdọ̀ jẹ́ iṣẹ́, iṣẹ́ tó wù mí láti máa ṣe ní ọjọ́ iwájú ni iṣẹ́ tí mo màá máa ṣe ní àtìlé, iyen ni wọ́n ń pè ní network designer.

Mo máa ń lo ọwọ́ ọ̀tún tàbí ọwọ́ òsì. Ní ilé Yorùbá, ọwọ́ ọ̀tún ni a máa ń lò. Bẹ́ẹ̀ni, bí iṣẹ́ wa yẹ, ọwọ́ ọ̀tún ni mo ń lò láti fi ṣe ohun gbogbo ti ba bẹ ṣe. Àmọ́ àwọn olómi wa tí ó máa ń lo ọwọ́ òsì. Àmọ́ àwọn òbí wọn kìí gbà kí ọmọ wọn kó má lo ọwọ́ òsì àti kékeré ni a ti ń pe ẹ̀ka igi ìrókò òwe Yorùbá ló ń jẹ bẹ́. Nítorí náà nígbàtí a bá bí ọmọ tó wà kékeré, ta bá dé ti rí pé ó ń lo ọwọ́ òsì, a gbọdọ̀ tètè gbà lọ́wọ́ rẹ̀ láti lo ọwọ́ ọ̀tún. Nítorí pé tó bá bá dabga, ọwọ́ ọ̀tún ló ma ma lò. Owọ ọ̀tún kò dẹ̀ ǹ ṣe ọwọ́ tí ọmọ Yorùbá gidi gbọdọ̀ ma lò nítorí ó jẹ́ ọwọ́ ìpọ̀nlé àbí ọwọ́ àbùkù nígbàmíì.

Mo máa ń fi aṣọ bo ara nígbà tí mo bá sùn. Bẹ́ẹ̀ ni mo máa ń fi aṣọ bo ara mi nígbà tí mo bá sùn nítorí ẹ̀fọn tàbí nítorí ohun kan mi tó lè jẹ́ jàmbá fún ago ara mi. Nítorí pé ní ibi tí mo ń gbé lọ́wọ́lọ́wọ́ báyìí kò tìí sí owó lọ́wọ́ mi. Nítorí náà mi ò tí ì ra fáànù àbí AC. Mo ní fáànù àmọ́ kì í ṣe gbogbo ìgbà ni ó máa ń mú iná wá. Mi ò tí ì ra ohun tí mo lè fi máa ń gbé iná wọlé bíi solar àbí generator. Nítorí náà ni mo ṣe máa ń fi aṣọ bo ara mi kí ẹ̀fọn má bà lè jẹ mí. Àmọ́ tí ó bá tí yá, tí ó bá ti pẹ́, mo máa ra solar àbí generator àbí gbogbo nǹkan tó wà ní yàrá mi mo máa tún ṣe. Mo máa ra AC sínú yàrá mi, mo máa tún yàrá mi ṣe. Nítorí náà tí bá jẹ́ ìgbà náà ó ṣe àǹfààní, ó ṣe kókó pé kì í ṣe gbogbo ìgbà ni mo máa ń fi aṣọ bo ara mi mọ́.

Báwo ni o ṣe máa ń rí ìdájú pé ọjà rẹ dára? Nígbà tí mo bá ní ọjà àbí nígbà tí mo bá lọ ra ọjà àbí nígbà tí mo bá gba ọjà àbí nígbà tí èèyàn bá fún mi ní ọjà, mo máa yẹ ọjà náà wò kéré kéré, tọ́fi tọ́fin nítorí pé tí ọjà ò bá dára, kò ní ṣe ló fún àwọn ènìyàn tó bá fẹ́ lòó àbí kò ní ṣe ló fún èmi gan-an fúnra mi. Nítorí náà ó dára láti máa yẹ ọjà wò gbogbo ìgbà àti ní gbogbo ọjọ́. Bí ṣe máa ń mọ ọjà tó bá dára fún mi nípé nígbà tí mo bá fẹ́ ra ọjà ná mi kì fi ṣeré àbí kin fi ṣe àwàdà nítorí pé eré àti àwàdà kò dá nígbà tí èyàn bá fẹ́ ra ọjà ní ojú kan àbí ní ìgbà kanná.

Báwo ni o ṣe máa ń yanjú àwọn ìṣòro ẹ̀rọ ayárabíàṣá rẹ? Bí ń ṣe máa ń yanjú àwọn ìṣòro ayárá bí àṣá mi ni pé nígbà tí mo bá ra ẹ̀rọ kan tí ó bá ń fún mi ní ìṣòro, nígbà náà ni má jẹ má tí pa, nígbà tí bá pa má tútàn. Nígbà tí bá ti pá tí mo ti tàn máa wá tún un ṣe dáadáa. Nígbà náà ni mo máa rí pé ìṣòro náà má yanjú. Àmọ́ tí ìṣòro náà ò bá yanjú, mo máa pe àwọn tí wọ́n ṣe ẹ̀rọ náà láti kọ́ mi ní ọ̀nà bí ṣe máa gbà yanjú ìṣòro náà. Àmọ́ nígbà mí àwọn náà wọ́n kì í gbé kọ́ọ̀lù wọn àbí ìpè wọn. Àmọ́ nígbà mi tí bá ń kojú ìṣòro, mo máa lọ bá àwọn tí wọ́n mọ̀ ọ́n pa rẹ̀ tí wọ́n lè kọ́ mi bí mo ṣe le yanjú ìṣòro náà.

Àkókò ọdún wo ni o fẹ́ràn jù? Àkókò lọ́dún tí mo fẹ́ràn jù ni àkókò tí a bá ń ṣe ayẹyẹ àwọn oríṣiríṣi ayẹyẹ tí a ní. Bóyá ọjọ́ ọdún iléyá àbí ọjọ́ Kérésìmesì àbí ọdún ìparí ọdún. Nítorí pé àkókò yìí oríṣiríṣi àwọn èèyàn ló máa ń wá láti ibòmíì láti wá ilé. Àwọn ẹ̀gbọ́n èèyàn, àbúrò èèyàn, ọ̀rẹ́ èèyàn àti àwọn bàbá èèyàn àti ọmọ àti ìyá èèyàn tó bá ti jáde lọ sí ibi tó bá jìnnà. Àsìkò yìí ni wọ́n máa ń wálé láti ṣe ayọyọ̀ àti ṣe àjọyọ̀ ọdún náà. Nígbà náà ni gbogbo wa máa ń bá ara wa sọ̀rọ̀ bí ọjọ́ da ṣe máa rí àti bí a ṣe lè gbàrí owó àti bí a ṣe lè gbà ná owó. Nítorí náà ọjọ́ yìí ó jẹ́ ọjọ́ pàtàkì ní gbogbo ọjọ́ ẹbí àti ní gbogbo ìlú àti ní gbogbo ara oko àti ara alẹ́.

Ṣé o mọ bí a ti ń tún àwọn nǹkan ṣe? Bẹ́ẹ̀ni, mo mọ bí a ti ń tún àwọn nǹkan ṣe. Ìkànnì oríṣiríṣi ni mo mọ bí a ti ń tún ṣe. Ó kọ̀ jẹ́ pé mi ò mọ èyí tí o bá fẹ́ tún ṣe. Àmọ́ mo mọ bí a ṣe ń tún fóònù ṣe nígbà mi nígbà tí fóònù bá paná tí kò ṣiṣẹ́ mọ́. Mo mọ bí a ṣe tún kọ̀m̀pútà ṣe nígbà mí náà. Mo mọ bí a ṣe tún ṣe iná nígbà tí kò bá sí ẹlẹ́tírísítì nínú, nínú yàrá rẹ. Mo lè bẹ́ẹ̀ ṣe àti wípé mo mọ bí a ṣe ń tún kọ̀m̀pútà náà ṣe nígbà tí kọ̀m̀pútà rẹ tí kò bá dá àbí tí bátìrì ò bá dá àbí tí RAM ò bá ṣiṣẹ́ àbí tí mémòrí káàdì ò bá ṣiṣẹ́. Gbogbo àwọn ohun tí ó wù mí mo mọ ṣe. Mo mọ bí a ṣe ń kunlé, mo mọ bí a ṣe ń kan nǹkan, mo mọ bí a ṣe ń gunke, mo mọ bí a ṣe ń sáré, mo mọ bí a ṣe ń lọ, bí a ṣe ń bọ̀, mo mọ bí a ṣe ń ka owó, mo mọ bí a ṣe ń ṣòwò. Èwo lo fẹ́ẹ̀ kí n bá ẹ̀ ṣe bẹ̀?

Nígbà wo ni o máa ń fọ ọkọ̀ rẹ? Nígbà tí mo máa ń fọ ọkọ̀ mi ni pé nígbà tí n bá ti ri pé ọkọ̀ mi ti dẹ̀tí. Nítorí pé nígbà míì mo lè gbé ọkọ̀ lọ síbi kan tí ibẹ̀ jẹ́ ilẹ̀ ìdọ̀tí àbí ilẹ̀ oruku gẹ́gẹ́ bí inú igbó àbí ní ọ̀dọ̀ ọ̀rẹ́ àbí ní ọ̀dọ̀ bàbá àbí ní ọ̀dọ̀ ìyá àbí ní ọ̀dọ̀ ẹ̀gbọ́n àbí ní ọ̀dọ̀ àbúrò àbí ní ọ̀dọ̀ olùkọ́. Nígbà míì oríṣìíríṣìí ibi nììyàn lè gbọ́kọ̀ lọ. Nígbà tí n bá ti rí pé ọkọ̀ mi ti dẹ̀tì nítorí kí àwọn ìjọba kan má báa mú mi, kí wọn má fi ọwọ́ ṣìkún òfin mú mi nígbà míì màá tètè fọ ọkọ̀ náà kí gbogbo ìdẹ̀tì ara rẹ̀ kó lè ṣàn kúrò ní ara ọkọ̀ náà. Nítorí pé ó léwu tí ǹ bá fọ ọkọ̀ mi, nítorí pé nígbà náà ni àwọn ìjọba ni wọn máa máa ni ayé mi lára. Nítorí náà wọ́n lè sọ pé kí n san owó tí wọ́n máa fi fọ ọkọ̀ náà. Nígbà míì tí n bá fẹ́ fọ ọkọ̀ mi, o máa ń wù mí kí n gbé e lọ síbi tí wọn ti ń fọ ọkọ̀ kí n dẹ̀ sanwó fún wọn láti jẹ́ kí n fọ ọkọ̀ náà. Nítorí pé tí fọ ọkọ̀ nígbà mi iṣẹ́ ni ní ààyè ọ̀tọ̀ láti ṣe ní fún àwọn ènìyàn gẹ́gẹ́ bí àti pé ẹni tí ó bá tún ń ṣe iṣẹ́ ní ilé àbí tó bá tún ń ṣe nǹkan ìmíì, iṣẹ́ ni láti fọ ọkọ̀ nígbà míì ní àárín àwọn èrò àbí ní àárín ilé nígbà míì.

Ṣé o máa ń ṣe àtulò nǹkan? Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe àtulò nǹkan. Nígbà tí mo bá ti lo nǹkan, mo máa tọ́jú rẹ̀ láti lò fún ìjọ mi. Bí àpẹẹrẹ, nígbà tí mo bá ra boxer àbí grinder, nígbà tí bá ti fi grind ìta tán tí mo ti fi lọta tán, mo máa fọ, mo máa tọ́jú rẹ̀ fún ọjọ́ ìmi láti fi, láti fi lọ ata àbí láti yá ọ̀rẹ́, àbí láti yá ẹbí, àbí láti yá ìyá mi, àbí láti yá bàbá mi, àbí láti yá ẹ̀gbọ́n mi, àbí láti yá àbúrò mi, àbí láti yá àwọn tí a jọ ń gbé ilé Nítorí pé kí ènìyàn lè bá lò ó. Nítorí náà ni máa ń ṣe fi ṣe àtulò nǹkan. Mo dẹ̀ máa ń tọ́jú nǹkan mi dáradára. Mi ò jẹ́ kí nǹkan kan ṣe. Ẹni tí bá yá nǹkan mi tí kò bá mọ́ lo, ijọ́ mi, mí ò ní yá mọ́, àbí mo máa kìlọ̀ fún pé kó lọ ra ọmọ bọ́ jẹ, mo máa lo nǹkan mi nítorí pé ó ṣe kókó, ó dẹ̀ ṣe pàtàkì sí mi.

Ìgbà mélòó ni o máa ń jẹ, lo máa ń jẹ, lo máa ń jẹ́ kí fóònù rẹ gbóná? Ìgbà mélòó nígbà mi tí bá ń lo fóònù mi tí bá rí pé fóònù mi ò ti ń gbóná, ó máa lo wákàtí mẹ́wàá nígbà mi tí kò dẹ̀ ní gbóná. Àmọ́ tí bá ti tan data mi sílẹ̀ àti ìńtánẹ́ẹ̀tì mi, ó máa bẹ̀rẹ̀ sí máa gbóná. Nítorí náà mo máa pa á, nígbà tí bá ti pa á, mo máa túntàn, nígbà tí bá ti túntàn, màá ní sùúrù fún un láti ṣe ohun gbogbo tó bá fẹ́ ṣe. Àmọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí fóònù tí mo ń lò kò ní agbára, fóònù kékeré ni, àwọn nǹkan èmi ìgbà tí bá fẹ́ ṣe lórí rẹ̀, ó máa ń, ó máa ń tú lò, fóònù náà kò yára, ó máa ń ṣe Àmọ́ tó bá yá tó bá pẹ́, mò ń pinnu láti ra fóònù mi. Mi ò mọ̀ bí a tó bá lè fún mi lówó láti ra fóònù mi, inú mi ma dùn, mo máa dúpẹ́ lọ́wọ́ rẹ.

Ṣé o mọ àmì ìràwọ̀ rẹ? Rárá o, mi ò mọ àmì ìràwọ̀ mi. Àmì ìràwọ̀ jẹ́ ohun tí a máa ń lò láti mọ òru èyàn tí èyàn jẹ́ àbí láti mọ irú ìṣẹ̀dá ayé tí ènìyàn gbé wáyé. Àmọ́ nígbà mi, àmì ìràwọ̀ jẹ́ ohun kan tí wọ́n máa ń lò ní ilé mi àbí ní arádúgbò mi àbí àwọn ọ̀rẹ́ mi àbí àwọn àbá-àbágbà àwọn àbánígbélè mi. Wọ́n máa lo àmì ìràwọ̀ láti mọ irú ìṣẹ̀dá tán gbé wáyé. Nítorí pé àmì ìràwọ̀ jẹ́ ohun kan tí mò nífẹ̀ẹ́ sí láti máa lò gẹ́gẹ́ bí ẹ̀sìn mi. Ẹ̀sìn mi ò fàyègba àmì ìràwọ̀ nítorí pé ẹ̀sìn mìíràn ni wọ́n ti ń lò àmì ìràwọ̀ kò dẹ da, ó ń ṣòfin àbí ó tàka sí ẹ̀sìn mi.

Mi ò máa ń jẹ ní òwúrọ̀ nígbà tí bá ti jí ní òwúrọ̀. Òwúrọ̀ jẹ́ ọjọ́ kan tí mo máa ti tẹ̀ jí ní àárọ̀. Nígbà tí bá ti jí, mo máa mú ohun kan tó bá wà nílé láti jẹ. Nítorí pé ọmọ ilé-ìwé ni mí, mi ò ní àǹfààní láti mọ̀ láti yan ohun tí máa jẹ, nítorí kò sí owó lọ́wọ́ mi láti ra oúnjẹ oríṣiríṣi. Àmọ́ oúnjẹ tó bá ti wà lé ní àkókò tó bá wà náà ni màá jẹ, nítorí ọmọ ilé-ìwé ni mí, kò sí owó lọ́wọ́ mi lọ́ títì.

Àwọn ìmọ̀ tuntun tí o fẹ́ kọ́ fún iṣẹ́ rẹ, àwọn ìmọ̀ tuntun tí mo fẹ́ kọ́ fún iṣẹ́ mi ni bí a ṣe ń bá, ba ṣe ń bá oníbàárà sọ̀rọ̀ àti bi á ṣe ń ṣiṣẹ́ mi ní kíákíá. Nítorí náà ó wù mí láti kọ́ ìmọ̀ lóríṣiríṣi nítorí pé iṣẹ́ mi jẹ́ iṣẹ́ kọ̀m̀pútà. Iṣẹ́ mi ó tún jẹ́ iṣẹ́ kan tó pọ̀ rẹpẹtẹ, tó pọ̀ yanturu. Ó kan jẹ́ pé ọ̀nà bí o ṣe máa gbà mú iṣẹ́ rẹ ló ṣe kókó ní iṣẹ́ kọ̀m̀pútà. Nítorí náà àwọn ǹkan oríṣiríṣi ni mo ti mọ̀ bí mo ṣe lè lò ó, bí mo ṣe lè gbà kọ́, bí mo ṣe lè gbà ṣiṣẹ́ náà ní àìní wàhálà àbí ní àìní ìbànújẹ́ àbí láìní àkókò ṣòfò.

Ṣé o fẹ́ràn àwọn ìpàdé lórí òfurufú? Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn ìpàdé lórí òfurufú. Àmọ́, ǹkan tí kò jẹ́ kí n fi fẹ́ràn ìpàdé lórí òfurufú ni pé ìpàdé lórí òfurufú tí kò bá sí Íńtánẹ́ẹ̀tì àbí nẹ́tíwọ̀kì nígbà mí kò kí ń rọrùn láti ṣe. Nítorí pé ẹni tí ó bá wà lórí òfurufú pẹ̀lú rẹ̀, tẹ́jọ́ wà ní inú ìpàdé náà. Tóun ò bá ní Íńtánẹ́ẹ̀tì dáadáa ní ọ̀dọ̀ rẹ̀, ìwọ ò ní gbọ́ dáadáa àbí tí ò bá ní nẹ́tíwọ̀kì ní ọ̀dọ̀ rẹ̀, ìwọ náà ò ní gbọ́ dáadáa. Nítorí náà, mi ò ṣe ní fẹ ìpàdé lórí òfurufú. Ìpàdé ojú kojú ó rọrùn fún mi láti lọ ju ìpàdé orí òfurufú lọ. Nítorí náà ni mo ṣe máa ń gba àwọn ènìyàn láti pa.

Kí ni ìmọ̀ tuntun tí o fẹ́ kọ́? Ìmọ̀ tuntun tí mo fẹ́ kọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí òun ni bí a ṣe ń ṣe iṣẹ́ networking. Bí a ṣe ń fi wáyà àti wáyà mọ́ra àwọn tí a fi ń sọ di data. Ní ìgbà mí, òun ni ìmọ̀ tó ti mo fẹ́ kọ́. Ìmọ̀ tuntun yìí ó jẹ́ ohun oríṣiríṣi ní ọ̀pọ̀ọ̀pọ̀ ní ìlànà kọ̀m̀pútà náà ni ó wà. Nítorí náà bí ṣé wàyí òun tí ó kù tí ó ń dá mi dúró lọ́na láti kọ́ ìmọ̀ tuntun yìí òun ni owó àti ibi tí màá ti kọ́. Nítorí náà tí mo ba rí owó àti ibi tí màá ti kọ́. Àmọ́ ibi tí ó ti wù mí kọ́, ohun bí ó ti wù mí kọ́ ìmọ̀ tuntun yìí òun ni China. Ìgbà tí bá lè lọ sí China láti lọ kọ́ ìmọ̀, ìmọ̀ yìí, inú mi máa dùn gan gidi gidi. Nítorí ibẹ̀ ni ó wù mí láti lọ.

O fẹ́ràn yíya àwòrán. Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn yíya àwòrán nítorí pé àwòrán yíya ó máa ń mú èèyàn rántí bí ènìyàn bá ṣe rí àti wípé àwòrán yíya ó máa ń jẹ́ kí èèyàn máa rántí ọjọ́ àbí ibi tí ẹ̀yàn bá ti yà. Nítorí náà àwòrán yíyà ó jẹ́ ohun tí ó máa ń jẹ́ kí ẹ̀yàn máa rántí ìgbà àti ìgbà tí inú ẹ̀yàn bá dùn. Nítorí náà àwòrán yíyà jẹ́ ohun kan tí mo fẹ́ràn láti máa ṣe nígbà tí ó bá wù mí.

O ti lè ẹni kan kúrò ní iṣẹ́ rí. Rárá o mi ò tí lè ẹni kankan kúrò níbi iṣẹ́ rí, nítorí pé níbi iṣẹ́ mi, èmi kọ́ ni mo wà ní ipò láti lé àwọn ènìyàn kúrò níbi iṣẹ́. Nígbà tí mo bá rí pé ẹni kan ti ṣìwà wù àbí ẹni kan kò hùwà dáadáa àbí kò ṣiṣẹ́ rẹ̀, mo máa lọ fi ẹjọ́ sún ọ̀gá mi. Nígbà tí mo bá ti fi ẹjọ́ sún ọ̀gá mi, ó máa kọ lẹ́tà sí ẹni náà. Iyẹn tá a mọ̀ sí query lẹ́tà. Nígbà tí ẹni náà bá ti gba lẹ́tà rẹ̀, yóò sì ṣe àtúnṣe lórí ohun tí a ń sọ fun pé kó má ṣe mọ́.

Báwo ni o ṣe máa ń darí àwọn òṣìṣẹ́? Nígbà tí mo bá rí pé òṣìṣẹ́ ti pọ̀ jù ní ibi tí mo ti ń ṣiṣẹ́, mo máa dárí wọn gẹ́gẹ́ bí ọjọ́ orí wọn tàbí gẹ́gẹ́ bí ohun tí wọn ba lè ṣe. Nígbà tí mo bá ní iṣẹ́ ní ọ̀nà mẹ́fà, tí mo dẹ̀ ní òṣìṣẹ́ mẹ́fà, nígbà náà ni màá pe òṣìṣẹ́ náà ní ẹ̀kọ̀kan láti bèrè ohun tí wọ́n bá lè ṣe. Ẹni tí ó bá lè ṣe nǹkan, mo máa fi sí ibi tó ti lè ṣe é. Ẹni tí ó bá lè ṣe èkejì, mo máa fi sí ibi tó ti lè ṣe èkejì. Ẹni tí ó bá lè ṣe ìkẹta, mo máa fi sí ibi tí ìkẹta wà. Ẹni tí ó bá lè ṣe ìkẹrin, mo máa fi sí ibi tí ìkẹrin wà. Ẹni tí ó bá lè ṣe ìkarun, mo máa fi sí ibi tí ìkarun wà. Ẹni tí ó bá lè ṣe ìkẹfà, mo máa fi sí ibi tí ìkẹfà wà. Báyìí ni mo ṣe máa ń ṣe awon oṣíṣe mi.

Nígbà wo ni o kẹ́yìn fò? Nígbà tí mo kẹ́yìn fò ni ìgbà tí mo bá ń do di gba mo Rárá, bíiṣe wà yí mì tí fò rí. Nítorí pé àwọn iṣẹ́ tí bá ń ṣe kò tíì gba iṣẹ́ tí mo máa lọ gun ọkọ̀ òfurufú láti fò lọ sí ibi tí mo ti fẹ́ lọ ṣiṣẹ́ náà. Àmọ́ láìpẹ́ láìjìnà mo máa bẹ̀rẹ̀ sí ní lọ sí ibòmí tí máa ti lo ọkọ̀ òfurufú láti fò lọ sí ibi tí mo ti fẹ́ lọ ṣiṣẹ́ náà nígbà náà.

Báwo ni ìwà ìṣọwọ́ rẹ̀ ṣe rí? Báwo ni ìwà ìṣọwọ́, ìṣọwò mi, ìṣọwò mi ṣe rẹ̀, mi ṣe rí? Nígbà min tí mo bá ti gba owó àbí nígbà tí mo bá fẹ́ fún èèyàn ní owó, mo máa ṣe é ní ọ̀nà ọ̀pọ̀lọpọ̀. Nígbà tí mo bá mọ̀ pé ìdámẹ́wàá mi o ṣe kókó níwájú Ọlọ́run, mo máa koko san idamewa mi. Lẹ́yìn ìgbà tí mo bá san ìdámewa mi, ma wáa yọ èyí tó bá kún fún mi láti fí se ohun tí bá fẹ́ ṣe. Nítorí pé Ọlọ́run sọ pé kí a máa mú gbogbo ìdámẹ́wàá wa wá sí ilé towun. Nítorí náà kí Ọlọ́run bá lè bùkún mi àti kí àpò mi kó bá lè kún àti pé kí Ọlọ́run bá lè nífẹ̀ẹ́ mi nígbà mìíràn. Àmọ́ kín ṣe nípa ìdámẹ́wàá ni Ọlọ́run fi ń nífẹ̀ẹ́ èèyàn bí kò bá ṣe nípa ẹni tó bá ń ṣe ìfẹ́ rẹ̀.

Nígbà wo ni o máa ń fọ aṣọ? Nígbà tí mo bafẹ́ fo aṣọ ni ìgbà tí mo bá rí pé aṣọ mi ò ti dẹ́tì àti pe otipọ̀ láti fọ, àbí nígbà mi mo bá ń fọ̀ ní ìparí ọ̀sẹ̀ nígbà mi láti rí àkókò àti ìgbà tí mo ti lè fi fà ṣọ́. Nítorí pé ìgbà tí mo fi ń fà ṣọ́ ó pọ̀ gan rẹpẹtẹ́ nítorí pé aṣọ mi máa ń pọ̀n gbà mí, ọ̀rẹ́ mi, tábí ẹ̀gbọ́n mi, tábí àbúrò mi, tábí ará mi tó bá wá kí mi nígbà mi. A jọ máa fọ aṣọ náà láti jẹ́ẹ́ kọ̀ lé tètè ya.

Ṣé o ní ìrora nígbà tí o bá ń sọ̀rọ̀ níwájú àwọn ènìyàn? Rárá o, mi ò ní ìrora nígbà tí mo bá ń sọ̀rọ̀ níwájú àwọn ènìyàn. Nítorí pé ohun tí bá fẹ́ sọ, mo máa ti mọ̀, mo máa ti kọ̀ ọ́ sílẹ̀, mo máa dè ti ṣe àwáàdí ohun tí mo fẹ́ ba ṣe dáadáa. Nítorí pé mo gbọ́, mi ò gbọdọ̀ máa sọ ìsọkúsọ. Kò dá kí èèyàn máa sọ ìsọkúsọ láàrín èrò àbí ní àárín ẹbí àbí ní àárín ojú púpò àwọn ọ̀mọ̀wé.

Ṣé o máa ń ronú nígbà tí o bá ń sùn? Bẹ́ẹ̀ni, mo máa ń ronú nígbà tí mo bá ń sùn. Nítorí pé nígbà mí mo le fẹ́ ṣe nǹkan àbí mi ò tíì parí nǹkan náà, àbí èèyàn kan ṣé nnkan fún mi tó dùn mi. Mo gbọdọ̀ rò ó ní kí n tó sùn àbí láti mọ bí n ṣe máa parí rẹ̀. Nítorí náà, àmọ́ gẹ́gẹ́ bí àwọn alákọ̀wé àti àwọn onímọ̀ ìjìnlẹ̀, baye tí ri kò da kí ènìyàn maa ronú nígbà tí o bá fẹ́ sùn. Nítorí pé tó bá ronú nígbà tó bá fẹ́ sùn, ìwọ yóò sì máa lála káala. Nítorí náà kò da.

Ṣé o máa ń fún àwọn òṣìṣẹ́ ní owó àfikún? Bẹ́ẹ̀ni, mo máa ń fún àwọn òṣìṣẹ́ mi ní owó àfikún. Bí àpẹẹrẹ, nígbà tí bá gbé iṣẹ́ fún àwọn òṣìṣẹ́ láti ṣe, tí wọ́n bá ṣiṣẹ́ náà tí ó mú orí mi wú tí inú mi dùn, màá fún wọn ní owó àfikún. Nítorí pé nígbà náà, iṣẹ́ náà ó máa jẹ́ èrè fún mi. Nítorí pé wọ́n tètè ṣe iṣẹ́ náà àti wípé wọ́n ṣe é ní àṣeyẹge àti àṣeyọ́n gan-an ní àwùjọ. Iṣẹ́ náà ó gbọ́dọ̀ rẹwà púpọ̀ ṣá nítorí kò gbọ́dọ̀ ní ẹgbin lára.

Orin wo ni o fẹ́ràn jù? Orin tí mo fẹ́ràn jù jẹ́ orin kìrìsìtẹ́nì. Orin yìí, ó jẹ́ àwọn orin tí a máa ń kọ ní inú ìjọ àbí tí àwọn òní kìrìsìtẹ́nì máa ń kọ nígbà mìíràn. Irú àwọn orin yìí ó máa ń mú mi wà pẹ̀lú Ọlọ́run, inú mi máa ń dùn, ọkàn mi má sì ń yá láti gbọ́ orin tí ó bá sọ nípa olúwa Ọlọ́run àwọn ọmọ ogun. Nítorí náà ni mo ṣe fẹ́ràn orin kìrìsìtẹ́nì.

Eré ìdárayá wo ni o fẹ́ràn jù? Eré ìdárayá tí mo fẹ́ràn jù ni eré ìdárayá àwọn òyìnbó nígbà mí àbí pọ́lù àfẹsẹ̀gbá àbí eré ìtàgé nígbà mi. Nítorí pé eré ìdárayá ọ dẹ eré tí ó máa ń mú inú mi dùn àti ara mi yá gágá nígbà tí mo bá ń ronú àbí tí nǹkan kan bá ń jẹ́ ìṣòro fún mi. Nígbà tí bá ti wo eré ìdárayá ara mi yóò sì yá, gbogbo nǹkan tí mo bá rò yóò sì di ohun tí mo gbàgbé.

Ẹ̀yìn máa ń fọ́ ẹyìn mi wọ́n tún mọ ẹyin, ẹyin ò máa kí n fọ́ mi nítorí pé eyín jẹ́ ohun tí ó máa ń jẹ́ kí èèyàn jẹun. Nígbà tí o bá jẹun púpọ̀ sí ẹnu, eyín ni ó máa rún oúnjẹ náà. Nígbà mi, eyín ò kí ń fọ́ mi rárá nítorí pé mi ò tí dàgbà àbí nítorí pé mo ṣe àkíyèsí eyín mi. Nítorí náà kò da kí eyín máa fọ́ ènìyàn púpọ̀ jù.

Báwo ni ìbáṣepọ̀ rẹ pẹ̀lú olórí iṣẹ́ rẹ? Àwọn ìbáṣepọ̀ mi pẹ̀lú olórí iṣẹ́ mi ni pé mo gbọdọ̀ nífẹ̀ẹ́ wọn, mo gbọdọ̀ tẹríba fún wọn, mo gbọdọ̀ gbọ́ ọ̀rọ̀ sí wọn lẹ́nu. Bí àpẹẹrẹ nígbà tí olórí iṣẹ́ mi bá fún mi ní iṣẹ́ láti lọ ṣe àbí tó bá fún mi ní iṣẹ́ amurele, mo gbọdọ̀ tètè ṣe é láti jẹ́ kí inú rẹ̀ dùn àti pé kó lè nífẹ̀ẹ́ mi àti pé kó lè tètè sọ ọ̀rọ̀ tó dá níwájú bí tí ó máa ti fún mi ní owó oṣù. Nítorí náà mo máa ń pọ́n àwọn alábàáṣiṣẹ́ mi àti àwọn olórí iṣẹ́ mi lé gan.

Pé ó máa ń fi ìdáàbò bò òrùn sára, bẹ́ẹ̀ni mo máa ń fi ìdáàbò bò òrùn sára nítorí pé nígbà mi ti bá ń lọ sí ibi iṣẹ́ àbí tí bá ń lọ sí ilé ìwé àbí tí bá fẹ́ lọ kí àwọn ènìyàn tí òrùn bá dé n ran tí ó ń ta ènìyàn lára gan, o ní ojú aṣọ tí mo gbọ́dọ̀ wọ̀ nígbà náà nítorí pé mi ò gbọ́dọ̀ wọ aṣọ káṣọ kí má bà ṣe ara mi léṣe. Nítorí náà mo máa ń ṣe dá àbò bò ara mi nígbà tí òrùn bá ń ran àbí nígbà tí òjò bá ń ran.

Ṣé o ní aṣọ, aṣọ òtútù? Bẹ́ẹ̀ni, mo ní aṣọ òtútù, àmọ́ lọ́wọ́lọ́wọ́ bà mí ní aṣọ òtútù. Gbogbo aṣọ ni máa ń wọ̀, èmi ò ní ọjọ́ òtútù àbí ọjọ́ oòru. Nítorí pé tímo tí bá ti ní owó lọ́wọ́, mo máa ra aṣọ òtútù. Nítorí pé ìgbà òtútù, ó máa ń jẹ́ kí gbogbo ìgbà kó tutù, gbogbo ibi máa tutù. Nítorí náà ó dára láti máa wọ aṣọ òtútù láti dáàbòbo ara èèyàn àti láti dáàbòbo bloodstream èèyàn láti temperature ìgbóná ara jẹ.